Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Àm, ṣe mo máa ń lọ sí ilé ìjọsìn? À, ní ọjọ́jo ìsinmi, ní òpin ọ̀sẹ̀, mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ sìn Ẹlẹ́dàá mi. Màá jó, màá kọrin, màá fàyọ̀ fún. Mo sì máa ń gbàdúrà fún àlàáfíà, fún ìre, fún àìkú bálé ọrọ̀, fún ohun gbogbo to já sí ire. Mo máa ń fi ọ̀sẹ̀ tó ń bọ̀ sí ọwọ́ Ẹlẹ́dàá, mo sì tú máa ń gbàdúrà fún àwọn ẹbí mi, fún iṣẹ́ rere, fún àlàáfíà, fún ojú rere ní gbogbo ohun tí mo bá dáwọ́lé. Bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní òpin ọ̀sẹ̀. Àwọn mìíràn máa ń lọ sí ilé ìjọsìn ní àárín ọ̀sẹ̀, ní, à, ilé ìjọsìn tẹ́ mi lọ torí pé mo jẹ ẹlẹ́sìn Ọmọ lẹ́yìn Kristi. Mo máa ń lọ sí ibi tí à ń pè ní ṣọ́ọ̀ṣì. Àwọn ẹlẹ́sìn mìíràn máa ń lọ sí mọ́ṣáláṣí, àwọn mìíràn máa ń lọ sí ilé ìjọsìn tí wọ́n ti máa ń lọ bọ ògún, tàbí ọ̀ya, tàbí ohun kóhun yòówù ti wo ń bọ̀. Ṣùgbọ́n èmi jẹ ẹlẹ́sìn, ẹ́, Ọmọ lẹ́yìn Kristi. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀, eyi òhun tí à ń pè ní ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni láàárọ̀ tí màá lọ bẹ Ẹlẹ́dàá mi pé eṣé ẹ mu mí dé bí lọ́sẹ̀ yìí.

Èdè wo ni o fẹ́ kọ́? An, ó wù mí láti kọ èdè hausa. Ó jẹ́ èdè ní ìlà òrùn, ní ilẹ̀ yorùbá, ní ilẹ̀ orílẹ̀ èdè Nigeria. Àwọn mìíràn náà ní ilẹ̀ adúláwọ̀ náà. Àwọn orílẹ̀ èdè mìíràn wọ́n n sọ èdè hausa. Nípa bẹ́ẹ ó jẹ́ èdè tó wúlò fún òwò. Ẹni tó bá ń se òwò bẹ́ẹ̀ni wà á le dúnàdúrà bó bá ṣe òwò ẹ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Bẹ́ẹ̀ náà sì ni ó wù mí láti kọ èdè faransé. Bẹ́ẹ̀ni èdè faransé, èdè àwọn orílẹ̀ èdè mìíràn ni ní òkè òkun. Ó wù mí láti kọ á, mo mi le mọ̀ fí ṣòwò àti tí mo bá bá aráàlú mìíràn pàdé tó ń sọ èdè faransé yóò wúlò fún mi.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ka àdéhùn dáadáa. Yálà ní tí mo bá fẹ́ gba iṣẹ́ ni àbí tí mo bá fẹ́ ra nǹkan àbí tí mo bá n wá nǹkan lórí ẹ̀rọ ayélujára tí mò ń tẹ fóònù mi, tí mo bá fẹ́ bọ́ sí website kan, mo máa sọ pé, "Báwo ni mo ṣe kí n gbà láti kí áàpù náà kí wọ́n lè mú fídíò àbí fọ́tò lórí fóònù mi?" Tí mo bá ti ka àdéhùn wọn yẹn dáadáa, tí kò bá jọ ohun tí mo fẹ́, mà á kọ̀ ọ́. Ó ti ṣẹlẹ̀ sí mi rí nígbà tí mo fẹ́ gba iṣẹ́ kan ní ìkáńbí oṣù díẹ̀ sẹ́yìn. Wọ́n sọ pé màá máa ṣiṣẹ́ ní ọjọ́ ìsinmi àtọjọ́ Satide àtọjọ́ Mọ́ndí, gbogbo ọ̀sẹ̀ ni màá máa ṣiṣẹ́, kò sí ìsinmi níbi iṣẹ́ bẹ́ẹ̀. Tí mi ò bá ka àdéhùn yẹn dáadáa, màá ti lọ fi gègé, màá ti lọ fi si ori ìwé náà. Mi ò ka àdéhùn dáadáa nìyẹn. Awa jẹ́ ẹbí mi, ṣùgbọ́n mo máa ń ka àdéhùn dáadáa o n maa, Tí eeyan bá ń ka àdéhùn dáadáa, ó máa ran èèyàn lọ́wọ́ láti má lè si ẹsẹ̀ gbé.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Nígbà tí mo ra kọ̀ǹpútà mi ní ilé ìtajà tí mo ti ràá, wọ́n gbà mí lọ́wẹ̀ láti dáàbò bòó toríi jíjigbé tàbí torí iná, tàbí torí omi, tàbí ohun ìjàǹbá yòówù tó bá lè ṣẹlẹ̀. Nípa bẹ́ẹ̀, mo ní ètò ààbò fún-un. Ètò ààbò míràn tún wà tí mo ṣe sí kọ̀ǹpútà mi. Ètò ààbò yìí là ń pè ní, fún virus lórí ààrùn yòówù tó lè wọ kọ̀ǹpútà. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo dáàbò bo kọ̀ǹpútà mi, ní ọwọ́ ààrùn tó lè máa jẹ́. Mo tún ṣe, mo máa ń ṣe ìdáàbòbò gan fún kọ̀ǹpútà mi nípa pé mo máa ń gbé e sínú àpò ìpamọ́ tí ó rọ̀ dára dára tí kò ní lè fọ́, ibi àwo rẹ̀, ibi dígí tí ó wà níbẹ̀. Mo ní ètò ààbò tó péye fún kọ̀ǹpútà mi.

Nígbà wo ni o kẹ́yìn fò tàbí nígbà wo ni o fò kẹ́yìn? Uuuń, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn eré ìdárayá, nípasẹ̀bẹ̀, mo máa ń fò lẹ́ẹ̀kọ̀kan, kí ò kí ń ṣe lóòrèkóòrè. Nípasẹ̀bẹ̀, mo lè sọ pé mo ti fò ní ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n mi ò lè tọ́ka pàtó nígbà tí mo fò ní ọ̀sẹ̀ yìí tàbí nígbà tí mo fò kẹ́yìn. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí mo ti fò. Ahhh. Mo lè fò gan nísinsìnyí, ṣùgbọ́n mọ jẹ́ ènìyàn kan tó jẹ́ pé mi ò kí ń fò lóòrèkóòrè. Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń fò.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tó máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀kan, kò kí ń ṣe lóòrèkóòrè. Ìgbà mìíràn tí mo bá wọ fìlà, tí òrún bá mú ní ọ̀sán, mo máa ń lo fìlà láti jáde láti dáàbò bo ojú mi lọ́wọ́. Ìgbà mìíràn tí mo máa ń wọ fìlà ni tí irun mi bá ti tí. Mo jẹ́ obìnrin aláwọ̀ dúdú ti ilẹ̀ Áfríkà se la máa ń di irun wa. Nípasẹ̀ bẹ́ẹ̀, tí irun bá ti pé ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì, o máa ti ń tí àti yọ ẹ̀wà rẹ̀ kúrò. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo máa ń dé fìlà láti bò tí mo bá fẹ́ jáde, bo irun mi.

Ṣé o máà ń ṣiṣẹ́ láti ilé? Ehn, bẹẹni, nígbà míràn tí ahn, mo bá nílò láti fi ọ̀hùn ránṣẹ́. Ìgbà kan wà ní àsìkò ọ̀rùn, àrùn corona, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọjọ́ mẹ́ta ní ilé, ọjọ́ méjì ní ibi iṣẹ́. Nipàṣẹ bẹ́ẹ̀, ó dẹ̀ rọrùn láti máa ṣiṣẹ́ láti ilé. Tí mo bá n ṣe iṣẹ́ láti ilé, mi ò kí n ná owó ọkọ̀ láti ilé mi lọ sí ibi iṣẹ́. Ehn, mo dẹ̀ máa ń jẹun lásìkò tó bá tó àti lásìkò tó yẹ. Mo máa ń ṣiṣẹ́ ní ì, ẹgbẹ yàrá ìdáná. Tí mo bá nílò omi, màá bó síbẹ̀ lásìkò. Mi ò dẹ̀ kín wọ aṣọ, aṣọ tó fún mi. Màá wọ bí simí àti ṣòkòtò penpélé nínú ilé mi fún ìrọ̀rùn.

Báwo ni o ṣe ma ń tọ́jú ara rẹ? Mo ma ń tọ́jú ara mi dáradára nípa pé mo máa ń jẹ oúnjẹ lásìkò. Mo dẹ̀ má a ń lọ sí i, ehn, mo ma ń ṣe ohun tí à ń pè ní yoga ní òpin ọ̀sẹ̀, ehn, láti yọ gbogbo ọ̀rá tí kò wúlò àti gbogbo oúnjẹ ọlọ́ràá yòwú tí mo bá ti jẹ láàrin ọ̀sẹ̀ kí yọ dànù. Ehn, bẹ́ẹ̀ ni mo má a ń sùn ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ. Ehn, wọ́n ní àlàáfíà tó péye nípa inú ara ni nípa tí tọ́jú ara ni. Wọ́n ní ìmọ́tótó oun sì ni ló lè ṣẹgun àrùn gbogbo. Mo ma ń gé èékánná mi lásìkò tó yẹ. Mo ma ń tọ́jú irun mi. Mo ma ń tọ́jú ara mi. Mo ma ń wọ aṣọ tó mọ́ tí kì í ṣe aṣọ tí ó nídọ̀tí àbí aṣọ tí mo ti wọ̀ sẹ́yìn tí ó gún ara mi, ó ti bọ́ sí i. Ehn, mo ma ń fọ eyín mi lásìkò. Mo ma ń ṣe ohun gbogbo tó tọ́ àti èto yẹ́.

Ẹgbẹ́ eré ìdárayá wò ni o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni gidigan. Mo sì máa n lọ n wo titi àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní e ilé ìdárayá nlá nlá nlá tó wà ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni mo máa n wo àwọn òmíràn lórí ẹ̀rọ, ẹ̀rọ àgbéléwò mi. Nígbà míràn, e mo jẹ́ ènìyàn kan tí ó nífẹ̀ẹ́ ẹgbẹ́ eré ìdárayá Arsenal Football Club. Bẹ́ẹ̀ ni, mo dé máa n wo eré wọn lóòrèkóòrè.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ṣé mo ma ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ ohun tí a fi ń dáàbò bo ọwọ́ lọ́wọ́ àrùn àbí tí a bá fẹ́ mú ìdọ̀tí tí à fẹ́ jẹ́ kí àrùn kó ṣe wá. Àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì, àwọn oníṣẹ́ abẹ oníṣẹ́ ìtọ́jú wọ́n máa ń lo ìbọ̀wọ́ dára dára tí wọ́n bá fẹ́ fún àwọn tí ó wá gba ìtọ́jú ní ọwọ́ wọn ní abẹ́rẹ́ tàbí òògùn àbí tí wọ́n bá fẹ́ ṣíṣẹ́ abẹ fún wọn. Emi máa ń lo, èwo máa, èmi máa ń lo, mi máa ń lo ìbọ̀wọ́ tí mo bá, mo máa ń lo ìbọ̀wọ́ tí mo bá fẹ́ mú ìdọ̀tí ní àyíká mi tí mo bá fẹ́ fi, tí mo bá, bá fẹ́ sún níná ní òpin ọ̀sẹ̀ àbí ẹ̀kan lọ́sẹ̀ la máa ń ṣe, ẹ̀kan lóṣù tí oṣù bá ti parí nípasẹ̀ bẹ́ẹ̀ mo máa ń wọ ìbọ̀wọ́ láti dáàbò bo ọwọ́ mi lọ́wọ́ àrùn a sì máa ń kó gọ́tà náà jáde láti yọ gbogbo ìdọ̀tí ìyówù tó bá wà níbẹ̀ láti lọ sọ sí igbó.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Kò sí ọjọ́ tí mi ò fẹ́ràn nínú ọ̀sẹ̀, pàtó torí wọ́n a ní gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni, ṣùgbọ́n mo fẹ́ràn ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ni, nípasẹ̀ bẹ́ẹ̀, ọjọ́ tí mi ò ní lọ sí ibi iṣẹ́, ọjọ́ tí màá jókòó, tí màá gbádùn ara mi, tí màá nápa, tí màá na sẹ̀, tí màá jẹun tó wú mi. Kò sẹ́yan tí ò fẹ́ràn ọjọ́ ìsinmi, à fi táa bá ń parọ́ tànrà wa. Àfẹ́ni àbí ẹni tí bá ń ṣiṣẹ́ tó jẹ pé ọjọ́ ìsinmi ni ọjọ́ tí iṣẹ́ ti ẹ̀ máa ń pọ̀ jù. Ọjọ́ Satide, mo máa ti ń fọṣọ, mo máa ti ń tún létò, ọjọ́ ìsinmi tí màá ti lọ ilé ìjọsìn tán tí mó dé padà, tèmi ni láti wá lẹ̀ mọ́ ibùsùn mi kí n sì sun, ò tán?

Kí ni ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́? Èèì ìtara, a lè pè ìtara ní bóyá ohun tí bóyá èèyàn ń ṣe fún ènìyàn tí èèyàn ò fẹ́ tàbí ta lè sọ pé ìtara tó mú èèyàn jáfáfá mọ́ ibi iṣẹ́. Ní tì temi ohun tó mú mi máa ń tara mọ́ iṣẹ́, tó mú mi máa ń kásìkì, tó mú mi máa ń kásìkì mọ́ iṣẹ́ dáadáa ni pé tẹ bá sanwó dáadáa fún mi, bẹ́ẹ̀ ni màá ṣiṣẹ́ dáadáa. Wọ́n ní èèè kínnìkan ni mo rí wú. Kín na ń pè o? Ẹn, tí iṣẹ́ bá dára tàbí tí ọmọ bá dára, ẹ̀jẹ́ àyìn, bẹ́ẹ̀ ni. Tí ẹ bá sanwó gidi fún èèyàn, kuṣe a máa móri ẹni wú. Bẹ́ẹ̀ ni, kuṣẹ́ tó lè mú orí èèyàn wú níbi iṣẹ́ náà ni. Tí èèyàn bá gbowó ó rèé, tó gbowó tó tó tán ṣì, tó tó tán ṣẹ, tó lè ra ohun tó fẹ́ lásìkò tó fẹ́. Bẹ́ẹ̀ ni. So nípasẹ̀ bẹ́ẹ̀, ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí ẹ bá sanwó fún mi lásìkò tó tọ́, lásìkò tó yẹ. Tẹ́ ẹ sì tún jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe ó dára. Kì í ṣe pé kí n ṣiṣẹ́ tó dára kí ẹ dánú, kí ẹ dákẹ́ kẹ́ gbẹ́nu ti. Hmn, ó wùú, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí èèyàn bá ṣe iṣẹ́ tó dára, ẹyin, wọnnì, wọnnì yínniyinni kò lè ṣe imìíràn ni. Bẹ́ẹ̀ ni. Tẹ bá yín èèyàn tẹ si sanwó dáadáa fún ẹniyẹn, kò sí bí o ṣe ní ṣe dáradára.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ilé iṣẹ́ rẹ? Hmm, níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, olórí ilé iṣẹ́ wa ó jẹ́ ènìyàn kan tí ó máa ń bá wa ṣe àwàdà. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ọ̀yàyà. Nípasẹ̀ bẹ́ẹ, ìbáṣepọ̀ tó dánmọ́nrán ni mo ní pẹ̀lú olórí ilé iṣẹ́ mi. Títe mi ni kí n ti ṣiṣẹ́ tó dára kí a ti sanwó fún mi. Olórí ilé iṣẹ́ mi jẹ́ ènìyàn kan tí ó níwà irẹ̀lẹ̀, tó mú gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Táa sin ṣiṣẹ́ tó dánmọ́nrán fún. Kò síbi tí, wọ́n ní kò sí ibi tí iṣe ò sí. Ṣùgbọ́n pẹ̀lú èmi àti olórí ilé iṣẹ́ mi, ìbáṣepọ̀ tó dánmọ́nrán ló wà láàárín wa tó, tó, tó yanrantí.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọ̀dọ́ọdún? Awọn isinmi, àwọn àsìkò ìsinmi tí ìjọba bá fún wa ni mo sábà máa ń ní fún ìsinmi ní ọ̀dọọ́dún. Àti ìsinmi tí mo tún wá máa ń ní ni ìsinmi ọlọ́sọ̀ọ̀sẹ̀ nípa àrí ọ̀sẹ̀ ní ọjọ́ Jímọ̀. Ilé iṣẹ́ mi máa ń sọ pé ká lọ ká gba ìsinmi Saturday àti ká gba ìsinmi ọjọ́ Saturday àti ọjọ́ ìsinmi ọjọ́ Sunday. Nípasẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sọ̀ọ̀sẹ̀ mo máa ń gba ìsinmi ọjọ́ méjì ṣùgbọ́n fún ọdún mo máa ń gba ìsinmi ìgbà Kérésìmesì, ìgbà tí a bá mú ọdún titun, ìgbà tí orílẹ̀ èdè gbómi nira, ìgbà tí wọ́n ṣe àjọyọ̀ àwọn ọmọdé, ìgbà tí wọ́n ṣe àjọyọ̀ àwọn òṣìṣẹ́ ní olórí ìlú, ìgbà tí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tí wọ́n ṣe ọdún Ànábì àti ọdún iléyá àti oríṣìíríṣìí ọdún iyòwú tí ìjọba bá ti fún wa ní pàtó.

Kiní adùn tí o féràn nínú ice cream, mo féràn adùn kòkó bẹ́ẹ̀ni à ice cream tó bá ní adùn kòkó ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ adùn to jẹ pé mo féràn láti má a rà lóòrèkóòrè. À nígbà tí mo bá jáde tàbí tí nígbà tí mo wà ní èwé tí àwọn òbí mi bá gbé mi jáde, mo máa ń rà ice cream oní adùn kòkó. Ìgbà tí èmi náà sì dàgbà tí mò ń ṣisẹ́, mo máa ń rà oní mílìkì papọ̀ mọ́ adùn kòkó. Nipasẹ̀ bẹ́ẹ̀ adùn kòkó mo fẹ́, mo fẹ́ polówó rẹ̀ ká ní ọ́ ní bá ní polówó rẹ̀ fún àwọn ènìyàn ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn ènìyàn ló ń béyín jẹ kò tí ì bẹ́ yín tẹ́ni jẹ́ o. Ṣé léyín mí fún fún ń gbá láú bí i àwọ̀ mọ̀nàmọ́ná tí ń tànná ó sì funfun bí ojú ọ̀run.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Ẹja ní ẹja pípa, ehn odò náà ti ń pa ẹja. Bẹ́ẹ̀ni, àwọ̀ sí nàan ma ń lò láti pa ẹja tàbí kí wọ́n lo ọ̀wọ́n, wọ́n ma da ọ̀wọ́n sí ojú odò, wọ́n máa lo ọkọ̀ ojú omi láti bọ́ sí ibi tó ṣe tó tí omi ti tó omi ti jìn. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n èmi, mi ò kí ń pa mi ò tí ì pa ẹja rí fúnra fúnra lára mi ṣùgbọ́n mo ti lọ ibi tí wọ́n ti ń pa ẹja rí dáradára.

Ó rọrùn fún ọ láti dáríji àwọn ènìyàn àbí ṣe ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ó kì í ṣe pé ó rọrùn náà bẹ́yẹn, ṣùgbọ́n nínú ìwé mímọ́ nínú bíbélì tí a máa ń kà, adéda sọ fún wa pé ó ní kí á dáríji ènìyàn bí òun náà ṣe ń dáríji wa. Ẹlẹ́sẹ̀ sì ni gbogbo wa, ẹni tó bá lo òun ò ṣe, ṣe dín purọ́ tánra rẹ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn kan tó pé ó máa ń bẹ ẹlẹ́dàá ní gbogbo ọ̀nà pé ẹlẹ́sẹ̀ ni mí, dáríji mi. Ìwé mímọ́ sọ fún wa pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n. Nípasẹ̀ bẹ́ẹ̀, a máa ń dáríji àwọn ènìyàn kí èmi náà kí ọkàn mi lè fúyẹ́, kí n lè rí àánú gbà. Mo máa ń dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì. Kò ṣéyàn tí ó tiì ṣẹ̀. Bíbélì sọ pé ẹlẹ́sẹ̀ ni gbogbo wa. Mo gbàdúrà pé Ọlọ́run ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì.

Orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ orin fújì. Orin fújì jẹ́ orin tí ó dára gan. Kò sí èèyàn tó bá gbọ́ orin fújì tó bá ń ronú lọ́wọ́ tí ò fẹ́ jó yálà ò ń ṣọ̀fọ̀ ni àbí ó sì ọ̀ ń kọ́ òun yówú tí ó ń bá e ninu jẹ. Tí èèyàn bá gbọ́ orin fújì, ó máa ń mú kí ẹ̀mí ẹni yẹn kó padà. Mo, mo rántí ìgbà tí mo máa ń gbọ́ orin fújì, eh tí mo bá wà nínú ọkọ̀ tí mo ti bi ìṣẹ́ bọ̀, seni màá yọ apá kan síta nínú ọkọ̀ mi tí màá máa fa apá kejì wá ọkọ̀ bí ẹni tó lọ́hun tí, tó lọ́hun tí gbádúrà rẹ̀ tán. Nípasẹ̀ be orin fújì dára. Kò sí èèyàn tí tó bá gbọ́, tó gbọ́ ìjìnlẹ̀ Yorùbá dáradára tí ó bá gbọ́ fújì, orí rẹ̀ á wu, ara rẹ̀ á yá gágá.

Ìgbà mélòó ni o má n lo fóònù rẹ lójoójúmọ́? Ayàfi ìgbà tì mo bá n sùn tàbí ti mo bá n jẹun àbí lọ ilé ìgbọ̀nsẹ̀, mo lè sọ pé gbogbo ìgbà ni fónù mi ma n wà ní ọwọ́ mi tí mo sì ma n lo. Fóònù mi náà ni mo fi n se iṣẹ́ tàbí ẹrọ kọ̀npútà mi. Nipaseẹ̀ bẹ́ẹ̀, mo lè sọ pé wákàtí méjọ lójúmọ́ àbí wákàtí mẹ́wàá ni mo ma n lo fóònù mi. Fóònù mi mo fi n ṣiṣẹ́, yàtọ̀ sí ìgbà tí mo bá n jẹun àbí ìgbà tí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀ tàbí tí mo wà nílé ìjọsìn tí mo n gbọ́ ọ̀rọ̀ àlùfáà tàbí tí mo wà ní ọjà. Ní ìgbà mìíràn kan tí mo bá wà ní ọjà, mo má a n lo fóònù, mà á ti kó àwọn nǹkan tí mo fẹ́ rà sí orí fóònù mi. Nipaseẹ̀ bẹ́ẹ̀, mo má n lo fóònù mi lójoójúmọ́ ní bí i wákàtí méjọ.

Ṣé o jẹ́ ẹni tí kò kí ń jẹ ẹran? Mo máa ń jẹ ẹran dára dára. Mo fẹ́ràn ẹran adìẹ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń jẹ ẹran tọkí. Mo máa ń jẹ ẹran tọkí ta ń pè ní tòlótòló. Mo máa ń jẹ ẹran, ẹran ewúrẹ́ ta ń pè ní ògúnfe. Ó máa ń dùn ènìyàn tó bá jẹ ògúnfe pẹ̀lú ọbẹ̀ ewédú pẹ̀lú gbẹ̀gìrì àtàtà àtàmàlà tó, tó ṣànmọ́ná. Ó máa mọ̀ pé ó ń jẹ ẹran. Mo mọ̀ pé ó ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran màlúù náà. Mo sì tún máa ń jẹ ẹran àparò. Mo ti jẹ àparò rí. Kódà mo ti jẹ ẹran ejò. Mo ti jẹ ẹran ejò rí. Mo ti jẹ ọ̀yà rí. Mo ti jẹ ẹlẹ́dẹ̀, ẹlẹ́dẹ̀ náà rí pẹ̀lú ẹran ajá torí ọmọ ìlú Ajọrósun la wá. Àwa máa ń jẹ ajá nílùú tèmi. Nínú bàbá tó bí mi lọ́mọ. Mo máa ń jẹ ẹran dára dára lọ́pọ̀lọpọ̀. Mi ò ṣe àwọn tó máa ń jẹ ewé tí wọ́n ní pé wọ́n fẹ́ fi yọ ọ̀rá kúrò lára wọn. Tí mo bá jẹ ẹran tán, tí mo bá ṣe eré ìdárayá díẹ̀, gbogbo ọ̀rá náà yóò kúrò ní ara mi. Mo jẹ́ èèyàn tó bá ń jẹ ẹran. Mi ò ṣe ajewé sùn.

Ṣé o máa ń fi ìpara sára? Uum ti mo bá ti wẹ̀ tán ní òwúrọ̀ kín tó lọ ibiṣẹ́, mo máa ń fi ìpara sí ara mi, gbogbo ọwọ́ mi, aa ìtàn mi, ẹsẹ̀ mi. Aa ó dà sí ìpara ọ̀tọ̀ tí mo máa ń lò fún ojú láti díwọ̀n òróró tó wà ní ojú mi. Ó sì ìpara ọ̀tọ̀ tí mo máa ń fẹ́ pa ọwọ́ mi kó lè rọ̀ lọ́tọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń fi ìpara sára mi lóòrèkóòrè. Ṣùgbọ́n lálẹ́ tí mo bá fẹ́ lọ sùn, mi ò kì í lo ìpara láti má jẹ kí ooru mú mi. Pípàsẹ bẹ́ẹ̀, ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fi ìpara para lójú mọ́.

Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni mò máa n kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, pẹ̀lú ọwọ́ àlàáfíà tí Yorùbá n pè ní ọwọ́ òsì. Nítorí mò jẹ́ ènìyàn kan tí ń lo ọwọ́ àlàáfíà, mò máa ń kọ̀wé mi dáradára. Mo sì ní ìwé tó pọ̀ ní ilé ẹ̀kọ́. Ó pé kí n fi ọwọ́ kọ iṣẹ́, mò máa rántí ju kí n ká máa gbọ́ ẹ̀kọ́ láì kọ ohunkoún kalẹ̀. Mò máa kọ̀wé dáradára.

Nígbà wo ni o kẹ́yìn ni o kẹ́yìn ní àlàburúkú àbí ka sọ pé nígbà wo ni o ní àlàburú kẹ́yìn àlàburúkú kẹ́yìn? O ti pẹ́ mi ò lè lérò torí mo jẹ́ ènìyàn kan tí mo máa ń gbọn ibùsùn mi dáradára. Mo rí tí ibùsùn ẹni bá dọ̀tí tí ó kún fún jàǹkáríwọ̀ tó kún fún ẹ̀gbin tó sábàrá máa ń fa àlàburúkú. Nípasẹ̀ bẹ́ẹ̀ àti nípasẹ̀ ẹlẹ́dàá mi ò ti pẹ́ tí mo lá àlàburúkú gbẹ̀yìn. Ṣùgbọ́n àlàburúkú mo lè sọ pé nípasẹ̀ tí ibùsùn bá dọ̀tí àbí tí ẹni bá ní èrò tí ò dára ní ọkàn àbí tí ó bá ní ohunkóhun tó ń dà yàn láàmú, ó máa ń fa àlàburúkú bẹ́ẹ̀ni.

O ní àìsàn ìkórira sí oúnjẹ kan. Ehn, kì í se oúnjẹ ní pàtó ni mo kórira tí ó lè mú mi bì tàbí gbé mi dé ilé ìwòsàn, ṣùgbọ́n ó ṣí ohun kan tí mi ò kín fẹ́ràn láti jẹ, òun ni à ń pè ní mílìkì. Mo jẹ́ ènìyàn kán to ye pe tí ó bá mú mílìkì, ehn, ikùn mi n ṣe lááf awu fọnfọn tí màá mọ lọ ilé ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè. Ehn, so nípasẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ gangan kọ́ ni màá ń kórira, ni ikùn mi máa ń kórira tàbí àyà mí, ṣùgbọ́n mílìkì àbí ounkóun oúnjẹ yòówù to ma fi mílìkì ṣi tí mo bá jẹ́ ara mi máa ń ó máa ń kọ.

Mo lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ ìrànwọ́ ohùn, kí ni a ń pè ní ẹ̀rọ ìrànwọ́ ohùn? Kábà sọ pé bí ènìyàn fẹ́ sọ̀rọ̀, à ti ohùn rẹ̀ kò já sókè gẹrẹ́gẹ tó, à yálà láàrín àwùjọ, tí a bá wà ní àárín àwùjọ tí èèyàn kọjá ọgbọ̀n àbí tí wọ́n lé ní ẹgbẹ̀rún àbí ẹgbẹ̀ẹgbẹ̀rún tí mo jẹ́ ènìyàn tó fẹ́ sọ̀rọ̀ níbẹ̀, à ohùn mi kò ní ká wọ́n, wọ́n ò ní gbọ́ ohun tí mò ń sọ. À táwọn tó wà ní iwájú bá ń gbọ́ tàbí àwọn tó wà ní àárín, àwọn tó wà ní ẹ̀yìn tí wọ́n sì fẹ́ gbọ́ ohun tí mò ń sọ, à mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti jẹ́ kí ohùn mi kí ó lè ká gbogbo wọ́n, kí wọ́n lè gbọ́ ohun tí mò ń sọ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ.

Ṣé ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó ní ẹranko ọ̀sìn. Mò ń sin ewúrẹ́, mò ń sin àgùntàn, mo sì ń sin adìẹ. Adìẹ jẹ́ ẹyẹ ọ̀sìn, ṣùgbọ́n a sì lè pè é ní ẹranko náà. Mo ń sin adìẹ, mo ń sin ewúrẹ́, lábo àti lákọ. Mo si n sin, mò ń sin àgùntàn. Àwọn alábàágbé mi wọ́n ń sin ajá, ṣùgbọ́n ajá tiwọn kì í ṣe ajá ti ìbílẹ̀. Ajá tí wọ́n máa ń kẹ́ ni ajá tiwọn. Ajá wọn ní irun lára gan, ó sì rẹwà púpọ̀, ṣùgbọ́n kò fún wọn ní oúnjẹ. Àwọn nǹkan ọ̀sìn tẹ́mi ń sin adìẹ mi àti ewúrẹ́ mi. Wọ́n máa ń bímọ ni, ẹ́ ewúrẹ́ mi máa ń bímọ ní ọdún. Èyí tó bí kẹ́yìn ó bí ìbẹta. Àti pé àwọn adìẹ mi tí wọ́n bá ti yé ẹyin, mo máa ń rí ẹyin jẹ, mo máa fi ń dín iṣu. Nípasẹ̀ ẹ́ bẹ́ẹ̀ àwọn ẹranko ọ̀sìn tẹ́mi ń sin, mò ń rẹ́rẹ́ lára wọn, mo sì ń rówó lára wọn.

Má ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Wọ́n ní ká fi ti Késárí fún Késárí, ká fi ti Ọlọ́run fún Ọlọ́run. Láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ayé tí mo bá ti lè dé ilé mi, kò sọ́ oún tẹ bá pè mi fún nípa iṣẹ́ mi tí wọn o dà yín lóhun mò. Torí ibi tẹ san àkókò tẹ san owó fún mi pé láti ṣiṣẹ́, mo ti ṣiṣẹ́ mi ní ìgbà tó tọ́ àti ní ìgbà tó yẹ. Àn ìgbésí ayé mi pẹ̀lú mọ̀lẹ́bí mi pẹ̀lú ara mi, mo má ń ṣe ní ọ̀kúnkúndùn, mo má ń tọ́jú ara mi lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Mi ò kí ń fi iṣẹ́, iṣẹ́, iṣẹ́ nira mi lára. Tí mo bá ṣiṣẹ́ tó bá rẹ̀ mí, màá bọ́ sórí ibùsùn mi tí mo wà n lé, màá sùn. Wọ́n ni àlàáfíà, ojú fía fía lọ. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara èèyàn kó di àìsàn fún èèyàn.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣeré? Rárá, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní ìṣẹ̀ri. Àyàfi àwọn tí a jọ ń ṣe, ẹ́ ta jọ ń ṣiṣẹ́ pọ̀ tí iṣẹ́ bá ti sú wọn. Yá làboyá wọn ni ohun tí wọ́n fẹ́ ṣe, wọ́n máa fiṣẹ́lẹ̀ fún ara wọn. Ṣùgbọ́n kó wa jẹ́ pé láti ara ọwọ́ mi ni àwọn èèyàn ti ní wọ́n ti ẹ́ fi iṣẹ́ kúrò àbí ni wọ́n ti torí ẹ̀ pa iṣẹ́ tí kò ṣẹlẹ̀ rí.

Tí mi ò bá ti ènìyàn jẹ, tí mi ò sì sanra jù, mo rárá mi gbé, mi ò sì ní ènìyàn sọ́kàn, ènìyàn ò ṣe mí tí mo wá jí sọ́kàn níbí pé mi ò ní lè rìn ní àlàáfíà ọkàn. Mo máa ń rìn ní àlàáfíà ọkàn pẹ̀lú àlàáfíà ara. Mo jẹ́ èèyàn tí mo ní mo máa ń ṣe eré ìdárayá, mo lè máa ń ṣe yoga náà ní òpin ọ̀sẹ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀ mo rárá mi gbé dáradára, mo máa ń rìn ní àlàáfíà ọlọ́run àti àlàáfíà ara pẹ̀lú àlàáfíà ọkàn.

Mo ní nọ́mbà orílẹ̀, ehn, orí ilé. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà oríle, ehn, àbí ká bá sọ pé nọ́mbà orílẹ̀-èdè, àwọn, ẹ̀ka tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè mi, bí i ẹ̀ka fún tí a bá ń pè tí iná bá ń jó ní ilé àbí ẹ̀ka tí a bá ń pè tí èèyàn bá nílò ìrànlọ́wọ́, fún ọlọ́pàá àti oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà wọn ní orí, tí mo bá fẹ́ pé wọ́n tí olùwàrà bá wà ní ìjàmbá, a máa ń pe wọ́n.

Irungbọ́n jẹ́ irun tó máa ń wà ní agbọ̀n ènìyàn tàbí níbi ẹkẹ. Ehn, mo jẹ́ obìnrin, obìnrin tó lọ́run sì dá mi, mi ò ní irungbọ̀n rárá. Ṣé ni àgbọ̀n mi ń dán, tó ń tanná tanná. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ èèyàn kan tí ò ní irun àgbọ̀n. Ṣùgbọ́n ká ní ọkùnrin ni, àwọn ọkùnrin, mo ní bàbá tèmi, wọ́n ní irungbọ̀n, ẹ̀gbọ́n tèmi ó ní irungbọ̀n, olólùfẹ́ mi gan-an ó ní irungbọ̀n. Sùgbón emi obìnrin, mi ò ní irun àgbọ̀n rárá.

Mo ní káàdì iṣẹ́.káàdì iṣẹ́ jẹ́ káàdì tí ó jẹ́ bí i káàdì ìdánimọ̀ fún òṣìṣẹ́ ní ilé iṣẹ́ kọ̀ọ̀kan tí ó máa ń ní orúkọ òṣìṣẹ́ náà, orúkọ ilé iṣẹ́ náà àti nọ́mbà ìdánimọ̀ òṣìṣẹ́ náà ní ilé iṣẹ́ náà àti pàtó iṣẹ́ tó ń ṣe. Níbi iṣẹ́ tí èmi ti ń ṣiṣẹ́, mo ní káàdì ìdánimọ̀ fún iṣẹ́, orúkọ mi wà níbẹ̀, orúkọ ilé iṣẹ́ mi wà níbẹ̀, iṣẹ́ tí mò ń ṣe wà níbẹ̀, nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ó wà lórí káàdì náà. Ohun sì ni káàdì yìí jẹ́ ohun tí a fi ń wọlé láti ẹnu ọ̀nà. Tí a bá fi káàdì náà kan ara ògiri, ó ṣí ohun tí wọ́n gbé sí ara ògiri, yóò jẹ ìdánimọ̀, òun ni ó ń ṣílẹ̀kùn fún olúkúlùkù, a máa ń fi kọ ọrùn, a máa ń so mọ́ okùn, a máa ń fi kọ ọrùn. Ẹnikẹ́ni tí kò bá ní káàdì yìí nínú àwa òṣìṣẹ́ kò ní le wọlé, o máa nílò láti padà lọ sí ilé lọ mú káàdì ìdánimọ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo ní káàdì iṣẹ́.

Báwo ṣe màá ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Àn, ká ní láàrín àwọn ẹlẹgbẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn ènìyàn tó sún mọ́ mi tí mo bá ní ìṣòro pẹ̀lú wọn yálà ohun tí wọ́n sọ kò tẹ́ mi lọ́rùn. Ọ̀rọ̀ tí wọ́n sọ, àn, ó mú inú bí mi. Mo máa ń pè wọ́n jòkó, màá bá wọn sọ pé ohun tí ẹ sọ wọ̀nyí sí mi, mi ò fẹ́ràn rẹ̀. Ohun tí ẹ sọ wọ̀nyí ó dàbí i pé ẹ ń ta àbùkù bá orúkọ mi. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn tó pé tí ẹni bá sọ ọ̀rọ̀ sí mi tí kò tọ́, tí mò lérò pé à, ọ̀rọ̀ yìí ó dàbí ènìyí ń ka àbùkù fún mi tàbí ènìyí ń sọ ọ̀rọ̀ tí ò tọ́ sí mi, mo jẹ́ ènìyàn kan ti o jẹ pé mo máa ń pe ẹni tọ̀ún jòkó. Mi ò kí ń fi jàgídíjígan láti yanjú ọ̀rọ̀ àbí láti parí ohun yòówù tó bá ṣẹlẹ̀. Mo jẹ́ ènìyàn tó ní ìgbàgbọ́ nínú pé ká yanjú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀, pẹ̀lú ohùn. Wọ́n ní pẹ̀lẹ́ sì ní akọ, ó ní abo. Nípasẹ̀ bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀, ó máa ń yanjú ọ̀rọ̀ ju kí a yọwọ́ ọṣẹ àbí kí a yọwọ́ ìjà àbí jàgídíjígan.

Àwọn fáìlì rẹ pamọ́. A, mo jẹ́ ẹni tó máa ń fi fáìlì mi pamọ́ sínú yàrá mi. Àwọn fáìlì mi oní pépà pamọ́ sínú yàrá mi dáradára. Ó ní àpò iwe tí mo máa ń fi síi, tí ó sì tún ní, e, ohun tí a fi ń de, tí ó sì tún, ó wà nínú láílọ̀nù torí tí omi bá dà síi kò ní lè wo ara rẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń fi àwọn fáìlì mi náà pamọ́ sí orí cloud. Bẹ́ẹ̀ ni tí mo sì máa, tó máa ń jẹ́ pé ó máa ní ìdáàbòbò ní òrékòrè. Bẹ́ẹ̀ sì tún ni pé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ náà sí orí ímeèlì mi, tó sì jẹ́ pé kí ènìyàn tó lè rí, a, àyè láti fọwọ́ kan àwọn fáìlì náà, ó nílò láti ní kóòdù lọ́wọ́. Kóòdù náà sì jẹ́ ohun tí ó ní nọ́mbà àti alifábẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ẹ́, níbi iṣẹ́ títè mi, nípa yan alábáṣiṣẹ́ pọ̀, àwọn tí ó bá mọ̀ nípa isẹ́, ọ̀un ni a máa jọ ń ṣiṣẹ́ pọ̀ tí ó máa fi lè dín àkókò tí ó yẹ kí a fi ṣiṣẹ́, tó fi máa dín kù tí a ó sì ẹ́, rí ohun tó yẹ kí á ṣe ní ṣe ní àsìkò. Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ní iṣẹ́ ti tara mi, àwọn tí ó bá mọ̀ nípa isẹ́ àkọ́kọ́, àwọn tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ èkejì, àwọn tí ò kí ń ṣe ọ̀lẹ. Tí mo bá bá èèyàn ṣiṣẹ́ pọ̀ tó bá yànlẹ̀, ó máa ń fani sẹ́yìn. Èni tí èèyàn bá ń bá ọ̀lẹ ṣiṣẹ́ pọ̀, ṣùgbọ́n ẹni tí ó fẹ́ràn isẹ́ tó ń ṣiṣẹ́ lásìkò tí kò kí ń pa bí iṣẹ́ jẹ, ìwé èèyàn tí ó dùn bá ṣiṣẹ́ pọ̀ nìyẹn. Èèyàn tó jẹ́ lóòótọ́ tí ò kí ń jalè, òun ló dùn bá ṣiṣẹ́ pọ̀.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Níbi iṣẹ́ kan wà tí mo ṣe tẹ́lẹ̀ ní nkan bíi ọdún méje, mẹ́jọ sẹ́yìn, mo jẹ́ akọ̀ròyìn. Bẹ́ẹ̀ni fún ilé iṣẹ́ Herald ní ìlú Ìlọrin, mo jẹ́ akọ̀ròyìn níbi iṣẹ́. Mo tún wáa jẹ́ níbi iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, mo máa ń kọ ìròyìn. Ìròyìn tí tèmi a ń pè ní ìròyìn òpin ọ̀sẹ̀ àbí ìròyìn òpin nǹkan àbí nípa iṣẹ́. Mo máa ń kọ fún àwọn adarí mi láti lè fún wọn ní, k'an lè mọ ibi tí mo bá ṣ'ẹ́dé àbí ibi tí àwọn akẹgbẹ́ mi tókù tí a bá ṣ'ẹ́dé. Wọ́n máa fi lè mọ̀ nípa ìgbésẹ̀ tó tọ́ fún wọn láti gbé àti ohun tó yẹ k'ọ́n ṣe ní àsìkò tó tọ́ àti ní àsìkò tó yẹ.

Ṣé o fẹ́ràn jíjòkòó ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú àbí ṣe o fẹ́ràn láti jòkó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ọkọ̀ tí àwọn mìíràn ń pè ní bàálù, àwọn mìíràn ń pè ní helicopter. Ó jẹ́ ọkọ̀ tí ó máa ń gbé ènìyàn láti rìnrìn àjò. Ó máa ń gbéra láti ilẹ̀, a bọ́ sí inú òfurufú, a sì lọ bọ́ sí ìlú kejì àbí orílẹ̀ èdè kejì, àbí ibikíbi tí ènìyàn bá ń lọ. Ọkọ̀ òfurufú jẹ́ ìkan nínú àwọn ọ̀nà tí ènìyàn le gbà rìnrìn àjò. Ó sì jẹ́ òun ni ó sa eré jù láàárín tí ẹ bá ń lọ sí ibi tí ó yẹ kó gbà yàn ní wákàtí méjì tàbí wákàtí mẹ́ta. Láàárín ọgbọ̀n ìṣẹ́jú, ènìyàn máa dé ibi tó yẹ kó ń lọ nípa ọkọ̀ òfurufú. Èmi, mo fẹ́ràn láti máa jòkó sí ẹ̀gbẹ́ fèrèsé torí pé mo máa le wo ilẹ̀, gbogbo ilẹ̀ olókè gogoro tí à ń wò tó dàbí ohun fakiya tí a bá ń wo láti inú ọkọ̀ òfurufú níbi ẹgbẹ́ fèrèsé tí mo fẹ́ràn láti máa jòkó sí. Bí ọkọ̀ òfurufú bá ṣe gùn ké sí, ó máa ń dàbí aáyán tí ènìyàn ó máa ń wo láti òkè. Ò mìíràn, ó máa dàbí pé ohun tí a yà sínú ìwé tí ènìyàn kàn ń wò. Bẹ́ẹ̀ ni tí mo bá ń jòkó sí ọkọ̀ òfurufú ṣe máa ń rí. Ó máa ń jẹ́ kí ènìyàn lè wo bí ìlú ṣe rẹwà sí àti ohun tó ń lọ̀rùn dá kí ènìyàn lè tún fi ọpẹ́, kí ènìyàn tún lè máa dúpẹ́ fún gbogbo ohun tó ń lọ̀rùn dá tó dáni dára rí.

Ka ìwé, a, mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn láti máa ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Yátọ̀sí pé mo jẹ́ ọmọ, e, akẹ́kọ̀ọ́ ní ilé ìwé, mo ma ń ka ìwé, a, mo tún máa, ó máa ń jẹ́ kí n túbọ̀ lè ronú ní ọ̀nà mìíràn àbí kí n rí ohunkóhun tí ó ba dà bii pé ó jẹ́ ìṣòro ní ojú mìíràn. E, ìwé kíkà ó dára, ó ń fún, fún ni ní ìmọ̀, fún ni ní òye nípa ohun oríṣìíríṣìí. Nipase bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ìwé. Ni ọdún yìí lásán, mo ti ka ìwé tó bi mẹ́wàá ni akàparí. Daradara, mo sì, a, mo jèrè ohun tó ṣe pàtàkì tó l'áǹfààní nínú ìwé kíkà.

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Ehn, níbi iṣẹ́ titẹ̀ mi tí mo bá ní ìṣòro bóyá nípa ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́, ó sí ẹ̀yà pàtó tí mo máa ń lọ bá láti bá mi wòó. Ìgbà míràn ó lè jẹ́ kọ̀ḿpútà ibi iṣẹ́ tí wọ́n bá fún mi tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀. Aà, mo lè jí láàáro kọ̀ḿpútà tí mo ṣi lò ní alẹ́ àná, mo lè jí láàrọ̀ ọjọ́ kejì níbi iṣẹ́ kó máa tana mọ́. Màá lọ gbe bá elétò ẹ̀rọ kọ̀ḿpútà tó wà ní ilé iṣẹ́ láti bá mi wòó. Tàbí tí mo bá ní ìṣòro pẹ̀lú lọ́gàlọ́gà níbi iṣẹ́ tàbí ehn òṣìṣẹ́ papọ̀, ó lè jẹ́ ìṣòro nípa ìsọ̀rọ̀ sí wọn ni sí mi. Bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ràn láti pe ẹni tó hun jókòó láti bá sọ̀rọ̀ pé ohun tó o ṣe yìí mi ò fẹ́ràn rẹ̀, mi ò sì fẹ́ irú ẹ̀ mọ́. Ṣùgbọ́n tí irú ẹni tó hun bá kọ etí ikún tí kò gbọ́ tí mo sọ ní àkọ́kọ́ fún, tí kò gbọ́ tí mo sọ ní èkejì fún, tí kò gbọ́, a ní àwọn tí ó wà ní ehn ipa èèyàn tí wọ́n ṣe ìtọ́jú ènìyàn àti ìrẹ́pọ̀dùn níbi iṣẹ́, mo máa lọ fi ẹjọ́ sùn ehn láti mú ìfẹ́, kí wọ́n lè bá ẹni tó hun sọ̀rọ̀ láti mú ìrẹ́pọ̀dùn àti ìfẹ́ wà láàárín òṣìṣẹ́ àti láti fún mi ní ibi iṣẹ́ tí ọkàn mi yóò máa súre fún tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni iṣẹ́ ìta gbangba ó ma níbi iṣẹ́ ti tèmi. Iṣẹ́ ìta gbangba ó máa ń jẹ́ kí, ó máa dàbí pé a ń ṣe eré ni. Nítorí pé tí a bá lọ ṣíṣe ìtagbangba níbi iṣẹ́ ti tèmi a fi ń pe èrò láti wá bá wa ra ohun tí a ń tà àbí kí wọ́n lè mọ̀ nípa iṣẹ́ tí à ń ṣe. Iṣẹ́ ìtagbangba níbi iṣẹ́ mi, ó sí orúkọ kan tí a máa ń pè ní èdè Gẹ̀ẹ́sì, à ń pè ní field work. A lọ wo báwo ènìyàn ṣe rí ọjà tí à ń tà sí, kí ni wọ́n lérò sí i, kí ni wọ́n rò sí nǹkan báyìí. A máa fún wọn wò bó jẹ́ ohun jíjẹ ni. Ẹ jẹ́ wò, kí ni ẹ lè sọ sí oúnjẹ yìí? Ṣé ẹ fẹ́ràn rẹ̀ ni? Ṣé ẹ fẹ́ràn rẹ̀? Mo fẹ́ràn rẹ̀. Iṣẹ́ ìtagbangba ó máa jẹ́ kí ẹ bá àwọn alábàárà yín sọ̀rọ̀ ní ojúkorojú, kí ẹ gbọ́ ohun tí wọ́n ní láti sọ sí ohun tẹ ń tà àbí sí ohun tẹ ń ṣe.

Bí ni o ṣe máà ń pàrọ̀ ọkàn rẹ? Hmm, tí mo bá ń pàrọ̀ ọkàn, yálà olólùfẹ́ mi tí mò ń pàrọ̀ ọkàn fún, orin ni mo máa ń fi ṣe ẹ́ ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa gbọ́ orin gan. Ìṣó tí mo bá ń pàrọ̀ ọkàn ọ̀rẹ́ mi, mo máa ń gbọ́ orin ní àsìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Mo jẹ́ ènìyàn kan tó pé mo fẹ́ràn láti máa gbọ́ orin lóore kóóre. Nípasẹ̀ ẹ́ bí ẹ́ tí mo bá ń pàrọ̀ ọkàn ọ̀rẹ́ mi, mo máa ń gbọ́ orin lásìkò tó bá tọ́ àti lásìkò tó yẹ. Ó máa ń jẹ́ ohun tó ń ràn mí lọ́wọ́ gidi gan.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ni ilé iṣẹ́ tí èmi ti ń ṣiṣẹ́, mo máa ń darí àwọn òṣìṣẹ́ tí mo bá jẹ́ ọ̀gá lọ́gá, ẹgbẹ́ kan, mo máa ń darí wọn pẹ̀lú èyàn tó bá jẹ́ adarí, mo máa ń darí wọn pẹ̀lú ìfẹ́, pẹ̀lú bí pé, emí gàn ní mo má ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ jù, mo máa ń tí mo bá ṣe iṣẹ́, màá fi jẹ́ kí ókay bẹ́yín náà ṣe lè ṣe é, mo máa ń kọ́ wọn pẹ̀lú pé kò ṣe éyàn tó mọ̀ọ́ tán. Bẹ́ẹ̀ ni, kò sọ́ ọ̀gá kan, kò sọ́ ọmọṣẹ́ kan. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ mo máa ń kọ́ àwọn òṣìṣẹ́ mi dáradára ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ.

Ehn, lóòrèkóòrè tí mo bá là là, bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn kan tó máa ń rántí àlá. Ehn, mo dẹ̀ máa ń wá ìtumọ̀ fún àlá mi. Àlá iyóò wu tí mo bá là, mo máa ń wá ìtumọ̀ si, ehn, a ní àlá ni bí a dédá ṣe máa ń bá ènìyàn sọ̀rọ̀, tó máa ń fún ènìyàn ní ìkilọ̀, àbí tó máa ń fún ènìyàn ní ohun tó, ìgbésẹ̀ tó yẹ kó gbé lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo jẹ́ ènìyàn kan tí máa ń rántí àlá, tí ó sì máa ń mú àlá ní ọ̀kúnkúndùn, tí mo bá là àlá, mo máa ń wá ìtumọ̀ fún un láti ọwọ́ àwọn àgbàlagbà, àwọn tí ó ní òye jù mí lọ, àwọn tí ọ̀rọ̀ yé.

Ìgbà ìgbékalẹ̀ iṣẹ́ keyìn, ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ sí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, nígbà tí mo rí àǹfàní mi tó san owó jù ilé iṣẹ́ wọn ni, mò ń gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta, bẹ́ẹ̀ni, ọgọ́ta tẹ́lẹ̀ ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo wá ń fi ìwé iṣẹ́, ìwé ìwásẹ́ kiri sí àwọn ilé iṣẹ́ lórísìíríṣìí títí tí mo fi rí èyí tí mò ń bá ṣiṣẹ́ yii gba. Iye tí wọ́n sì fẹ́ san fún mi, ó pọ̀ ju tíbi tí mo ti ń ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀. Àti báwọn ṣiṣẹ́ pọ̀ náà, ó rọrùn. Ilé mi sì tún súnmọ́ ilé iṣẹ́ náà. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo kọ ìwé ìgbékalẹ̀ iṣẹ́ sí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, ní oṣù kínní, ní nnkán bíi ọjọ́ kẹrìndínlógún.

Ere wò ní o fẹ́ràn jù, ère ìdárayá tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ère ìdárayá aláfẹsẹ̀gbá tí à ń pè ní football. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ère ìdárayá aláfẹsẹ̀gbá gidi gan. Mo máa ń gbá ère ìdárayá aláfẹsẹ̀gbá ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama tí mo máa ń gbá títí àwọn obìnrin. Ó sí ìgbà kan tí mo gbá pẹ̀lú, ẹ́, ilé ìwé mìíràn tí a sì yege. Bẹ́ẹ̀ ni, ẹgbẹ́ tí mo wà, àwa mọ́kànlá tí a gbá, bọ́ọ̀lù náà pẹ̀lú adarí ẹgbẹ́ wa. Wọ́n gbé wa jáde láti lọ jẹun nígbà tí a gbá ìfe wálé. Mo dẹ̀ máa ń, mo jẹ́ èèyàn kan tí ó ń ṣe ìrànwọ́ tí, tí mo fẹ́ràn ẹgbẹ́ football Arsenal Football Club dáradára. Mo fẹ́ràn wọn torí pé wọ́n máa ń gbá bọ́ọ̀lù tó yanrantí mo sì fẹ́ràn ẹgbẹ́ tó bá ń jáwé olúborí lóòrèkóòrè.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ̀, ẹn, mo jẹ́ èèyàn kan tí ó mú àdéhùn ní ọ̀kúkúndùn. Bẹ́ẹ̀ ni, àdéhùn dàbí pé kí à ń dá májẹ̀mú pẹ̀lú èèyàn. Tí mo bá sọ pé màá ṣe ohun kan, mo má a ń ṣe é. Àdéhùn dàbí pé ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ èèyàn. Òhun ná ni tí ẹeyan bá mú àdéhùn ṣẹ, ó jẹ́ ẹni iyì. Èèyàn tó bá mú àdéhùn ṣẹ, ẹni iyì ni láwùjọ, ẹni àpọ́nlé ni. Mo jẹ́ ènìyàn kan tí ó má a ń mú àdéhùn mi ṣẹ ní òorékòóre. Àn, bí mo de ṣe máa ń rántí, bí mo ṣe máa ń rántí àdéhùn tí mo bá ṣe pẹ̀lú èèyàn ni pé mo má a ń kọ ọ́ sílẹ̀. Kì í ṣe ní gbogbo ìgbà o, ṣùgbọ́n mo má a ń kọ àwọn òmíràn sílẹ̀. Àdéhùn tí mo bá ní tí mo fẹ́ ṣe àbí tí mo ṣe pẹ̀lú èèyàn, mo má a ń kọ ọ́ sílẹ̀ loórekòóre láti máa rántí.

Etí rẹ dára, bẹ́ẹ̀ni etí mi dára, mo ní etí tí ó ń gbọ́ràn dáadáa. Tí ẹ bá pè mí láti, ẹ́ń, ẹ̀yìnkùlé àbí ni tó jìnnà, mo máa ń gbọ́rọ̀ dáadáa. Etí mi, etí mi ó jẹ́ ara àwọn ẹ̀yà ara tí wọ́n ni ènìyàn máa ń fi ń gbọ́ràn, mo tún máa ń fi etí mi ń gbọ́ràn dáadáa.

Ṣé o máa ń fi tùràrí? Lẹ́ẹ̀kọ̀ọ́ kan mo máa ń fi tùràrí, mo máa ń fi tùràrí tí mo bá ń jáde àbí tùràrí àdúrà mo máa ń fi, ṣùgbọ́n lọ́fíndà ni mo máa ń lò temi nba jáde, mo máa ń fi sí ara mi láti lè kí ma rùn dáradára. Tí èèyàn tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kó sọ pé ọmọ tó ọmọ dà ni ọmọ rè, ọmọ tán. Bẹ́ẹ̀ ni.

Bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára ni pé mo ní website ní orí ẹ̀rọ ayélujára Google. Ti àwọn ènìyàn bá ra ọjà ní owó mi, wọ́n máa ń fi ehhh ẹ̀hónú wọn o ma fi n hàn. Lórí pé láti oókan dé márùn, wọ́n máa fi fún mi bóyá iṣẹ́ mi dára. Tó dára gidi gan ni wọ́n máa fún mi ní ẹ̀hónú ọ̀kan-árún, tó dára ni wọ́n máa fún mi ní ẹ̀hónú ọ̀kan-rin, ó kan dára tó máa fún mi ní ẹ̀hónú mẹ́ta. Ó kan wà bẹ́ẹ̀, ẹ̀hónú méjì kò tẹ́ wọn lọ́rùn, ẹ̀hónú kan kò dára rárá. Nípasẹ̀ bẹ́ẹ̀ mó máa mọ ohun tó yẹ kí n ṣe. Wọ́n de máa ń kọ ohun tó tẹ́ wọn lọ́rùn síbẹ̀ àti ohun tí kò tẹ́ wọn lọ́rùn. Nípasẹ̀ bẹ́ẹ̀ mó máa mọ bí iṣẹ́ mi dára tàbí kò dára tó.

Bi a ti ń tún àwọn nǹkan ṣe. Ehn, mo máa ń tún àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe nínú ilé. Ni ìgbà mìíràn tí, ehn, ehn, páìpù, ìyen, ehn, ẹ̀rọ tó ń gbé omi wọlé tó bá bàjẹ́, mo máa ń wò ó ní orí ẹ̀rọ ayélujára, ohun tí ó bá yé mi níbẹ̀ lórí YouTube, mo máa wò ó láti tún un ṣe. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn náà bíi kí, ehn, ilé ìgbọ̀nsẹ̀ kí ni ta fi ń tẹ omi jáde tó ń fọ ohun ẹ̀gbin ara kúrò tó bá bàjẹ́ tí mi ò bá ní ìkápá àbí ráyè, ibi tí mò ń wò kí kí mọ pé èèyàn tó ń ṣe torí kí n má bàá náwó. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe fúnra ra mi tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní DIY, do it yourself. So mo máa ń ṣe, ehn, mo máa ń ṣe àwọn-- mo máa ń tún àwọn nǹkan ṣe fúnra ra mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kì í ṣe lóòrèkóòrè.

Mo fẹ́ràn ẹ̀fọ́ amúnútutù dáradára. Tí ẹyan bá jẹ ẹ̀fọ́ amúnútutù pẹ̀lú iyán tí wọ́n fi ọwọ́ gún, kì í ṣe èyí tí a fi maṣíìnì gún. Ẹ̀fọ́ amúnútutù pẹ̀lú iyán tí a fi ọwọ́ gún tó fẹ́lẹ́ dáradára, ènìyàn máa fẹ́ràn rẹ̀. Àn, ẹ̀fọ́ kejì tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tí à ń pè ní ẹ̀fọ́ ṣọkọ. Bẹ́ẹ̀ ni, wón ní ọlọ́ ọlọ́ bẹ́ẹ̀ ló lọkọ̀, ṣọkọ̀tọ̀ yọ̀kọ̀tọ̀. Ẹ̀fọ́ ṣọkọ jẹ́ ọbẹ̀ náà tí ẹ̀fọ́ ọbẹ̀ ẹ̀fọ́ tí ó máa ń dùn dáradára. Ṣùgbọ́n ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ amúnútutù. Tí ẹyan bá jẹ ẹ̀fọ́ amúnútutù pẹ̀lú iyán tó fẹ́lẹ́ tó wá rí àn, ẹ́, ọtí ẹlẹ́rìndòdò tí o fi sin. À, láàárín wákàtí kan, atẹ́gùn tó fẹ́, atẹ́gùn gidi bá fẹ́ sí i yan, ṣe ènìyàn ó sùn lọ tí ó gbàgbé ìṣòro àti ohun ko òhun yòwó tó máa ń dàámú eyan ẹ̀fọ́ amúnútutù jẹ́ ẹ̀fọ́ tí ó dára gidi gan.

A máa ń jẹ oúnjẹ alẹ́ àbí kí n sọ pé ago mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Aah mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní nǹkan bí ago márùn-ún sí ago mẹ́fà, aah àbí ago-- ó pẹ́ ju ago méje. Tí ẹ́yàn bá tètè jẹ oúnjẹ alẹ́, yóò tètè kúrò ní ara, kólú wa ẹ̀ má fi ara wúwo. Tí èèyàn bá jẹ oúnjẹ alẹ́ tó pẹ́ ju, ara èèyàn máa, ó máa wúwo ni ó máa ṣe fìrìgbọ̀n, lọ sùn, kò ní lè ráyè fọ́ sí wẹ́wẹ́, kó lọ síbi tó bá yẹ kó lọ, tó bá yẹ kó di ohun ìdọ̀tí kó di ìdọ̀tí, tóbá yẹ kó ṣiṣẹ́ lára yóó ṣiṣẹ́. Aah nípasẹ̀ bẹ́ẹ, ó dára kí èèyàn máa jẹ oúnjẹ alẹ́ láàárín nǹkan bí ago márùn-ún sí ago méje. Ìgbà tó dára jù níyẹn láti jẹ oúnjẹ alẹ́. Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ti tèmi ní àárín ago márùn-ún sí ago méje. Ehn ó sì tún dára ó ṣe pàtàkì kí èèyàn má jẹ oúnjẹ tó wúwo tí ilẹ̀ bá ti ṣú. Aah tí èèyàn bá fẹ́ jẹ oúnjẹ tó wúwo kí èèyàn jẹ́ ní nǹkan bí àárọ̀-- aah ọ̀sán, torí tí èèyàn bá jẹ oúnjẹ tó wúwo ní àárọ̀ kùtùkùtù náà, ẹ̀yàn lè máa sùn ní ibi iṣẹ́

Ṣé o ní ìwà tó dára ní ìgbà tí o bá ń jẹun? Nn bẹ́ẹ̀ni, a tí mo bá ń jẹun lórí tábìlì, mo ní ìwà tó dára. Ara àwọn ìwà tó sì dára tí èèyàn bá ń jẹun, a ni kí èèyàn má sọ̀rọ̀ tó bá ń jẹun. Bẹ́ẹ̀ni tí èèyàn bá sọ̀rọ̀ tó bá ń jẹun, o lè ṣèṣì fa oúnjẹ parí, kó fa ikú tàbí ohun tí ó máa gbé èèyàn dé ilé ìwòsàn. Ó dára náà kí ẹ̀yàn kó máa ma a tẹ fóònù àbí ẹrọ banisọ̀rọ̀ nígbà tó bá ń jẹun, torí pé èèyàn lè gbọ́ ìròyìn tí kò tọ́ kí oúnjẹ lọ sá pá ọ rí. Ó dára kí ẹ̀yàn jẹ oúnjẹ rẹ̀, kó má da oúnjẹ sí gbogbo orí tábìlì àbí ibi tí èèyàn bá ti jẹun, kó jẹ oúnjẹ ní pẹ̀lú a ìwà, ìwà ọmọlúwàbí kí èèyàn jẹ oúnjẹ. Ó sì dára kí èèyàn jẹun dára dára níí, kí èèyàn má jẹun bí ajá, kí èèyàn má jẹ oúnjẹ kélekèlé, kí èèyàn jẹ oúnjẹ bó ti tọ́ àti bó ti yẹ. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo ní ìwà tó dára nígbà tí a bá ń jẹun, tí mo bá ń jẹun lórí tábìlì, yálàálé mi nìkan ni tàbí tí mo bá wà pẹ̀lú èèyàn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún Kérésìmesì jẹ́ àjọ̀dún tí mo ti, eh, máa ń retí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí àwọn mọ̀lẹ́bí mi tí wọ́n wà ní orílẹ̀-èdè mìíràn tàbí tí wọ́n wà ní ìgbèríko, tí wọ́n wà ní ìlú ńlá, gbogbo wa la máa lọ sí ilé láti lọ ṣe àjọ̀dún pẹ̀lú àwọn ìyá àgbà àti bàbá àgbà ní ilé. A máa ń pa màálù ńlá méjì yàtọ̀ sí adìẹ náà tí a máa ń pa fún gbogbo ẹbí. Eh, oúnjẹ máa ń tó, àní tó àti àní sẹ́kù. Bẹ́ẹ̀ sì ni, eh, ìrẹ́pọ̀. A máa ń ṣe eré, gbogbo ẹbí ló máa ń bá ara wa sọ̀rọ̀. A máa ń ṣe àjọ̀dún yìí pẹ̀lú gbogbo ẹbí. A máa ń mú aṣọ ní ọjọ́ kejì ọdún, ọdún Kérésìmesì. A máa n mú aṣọ, a máa ń, eh, gbogbo ẹbí a máa wọ aṣọ tuntun tí a mú àǹkóò tẹ́gbẹ́. A máa wọ̀, àwọn ìyá máa súre fún wa, wọ́n máa bá wa sọ̀rọ̀, a máa, a máa gbọ́ orin, a máa sọ di wúké, a máa jó.

Ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́ mi ó lè sọ pàtó. Bẹ́ẹ̀ni, mi ò lè sọ pàtó ìgbà tí mo bá ń fọ ọwọ́ ní ojúmọ́ ṣùgbọ́n mo jẹ́ ènìyàn tí ó máa ń fọ ọwọ́ mi dáradára. Tí mo bá jẹun tán, mo máa ń fọ ọwọ́. Tí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀, mo máa ń fọ ọwọ́. Tí mo bá fi ọwọ́ mú ohun ìdọ̀tí àbí tí mo rí pé ọwọ́ mi ti kan ohun ìdọ̀tí, mo máa ń fọ ọwọ́. Tí mo bá ń wẹ náà ní àràárọ̀, mo máa ń fọ ọwọ́ mi àbí tí mo bá dáná ní ilé ìdáná, bẹ́ẹ̀ ni mo máa ń fọ ọwọ́ dáradára lóòrèkóòrè ṣùgbọ́n kò ní ìgbà pàtó báyìí tí mo máa ń fọ ọwọ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́, ehn, ní ọdún tí ó ń bọ̀ yìí? Ọdún ẹgbàá-lé-ní, ehrn, ọgbọ̀n-dín-mẹ́rin. Bẹ́ẹ̀ ni, tí ó ń bọ̀ yìí. Ehrn, mo fẹ́ kọ́ nípa ìmọ̀ bí a ṣe ń ṣe automation. A ń pè ní automation. Nípa tí a bá ń ṣe iṣẹ́ ní orí ẹ̀rọ ayélujára tí ó máa máa fún ènìyàn ní owó. Ó wù mí, ìmọ̀ náà wù mí torí ìmọ̀ tí ó ń pèsè owó ni. Bẹ́ẹ̀ ni, ó wù mí láti mọ̀ kí ó sì máa jẹ́ ìmọ̀ tí ó ń pèsè owó fún mi lóòrèkóòrè.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojùmọ́? Mo lè sọ pé mi ò kí ń fi bẹ́ẹ̀ wo ojú àwòrán lóòrèkóòrè. Mi ò jẹ́ èèyàn tí ó ráyè fún ohun bẹ́ẹ̀ yẹn. Nípasẹ̀ bẹ́ẹ̀, mi ò kí ń wo ojú àwòrán. Mi ò lè sọ pàtó ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójijù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Emi o so pe ekan ekan ekan péré ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ní ibi iṣẹ́. Ẹ̀kan ní ọjọ́ ojo ajé, ọjọ́ tá ń pè ní ọjọ́ Monday ni mo máa ń ní ìpàdé ní ibi iṣẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀. Mi ò kí ń ṣe ìpàdé ní ojojúmọ́ ní ibi iṣẹ́. Ẹ̀kan péré lọ́sẹ̀ la máa ń ṣe ìpàdé.

O maa n na ara re, o maa n na ara re. Bee ni ti mo ba ti wa lori ijoko fun wakati to pe ti mo n ṣe ise lori ẹrọ kọnputa mi tabi ti mo n fi ọwọ ko nkankan le lati le daabobo ẹyin mi, ke ẹyin mi ma lọ pana pi lojo kan. Mo ma n dide, mo ma n na ara mi, ma na, ma na pa, ma na ẹsẹ, ma na ẹyin mi, ma na ọrun mi, ki n to tun le ijoko pada, ma si wọ ọmị̀ mọ, ki n to joko lati, eh, mọ ṣiṣẹ lọ.

Isọdọtun ọkàn. Ṣé o máa ń ṣe ìsọdọtun ọkàn? Béèni, mo máa ń ṣe ìsọdọtun ọkàn, tí a le tún pè ní ìrònú píwadà tàbí ká tún pè ní ìdáríjì. Tí ènìyàn bá sẹ̀ mí àbí tí mo bá sẹ̀ ènìyàn, mo ní ẹrí ọkàn. Béèni, so bẹ́ẹ̀ sì ni pé ẹrí ọkàn mi máa ń jẹ mí. Nípa bẹ́ẹ̀ tí mo bá ṣe oun tí ò dá tàbí tí mo bá parọ́ mọ́yàn àbí tí mo ń ṣe oun tí ó yẹ kí n ṣe, ẹrí ọkàn mi máa ń jẹ mí. Mo máa ń lọ bá ẹni tó ń pe, máa bínu, mo ṣe oun tí ò dáa fún ẹ, dáríjì mi. Tàbí tí ènìyàn bá tí mo bá wúwà tí ò dá tí mo dá ẹ̀ṣẹ̀, mo máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣè déédéé mi jìnì, kó fi àánú kó fi wà ayé mi rí.

Mo maa n lo lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ to. Ah! Àwọn oníṣẹ́ data ní orílè-èdè Nàìjíríà wọ́n ń gbá wa lọ́pọ̀lọ́pọ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ mo máa ń lo gigabaiti ọgbọ̀n bẹ́ẹ̀ni lọ́sọọ̀sẹ̀, gigabaati ọgbọ̀n ni mo máa ń lò ní ọ̀ṣọ́ọ̀ṣẹ̀, ó sì ti pọ̀ jù. Ko Kò jẹ́ kí olúwa rẹ̀ kán ṣiṣẹ́, ó fi ń wọ mọ́tò ó sì fi ra data ó sì ń jẹun. Ohun tókù ta n ṣe niyi?

Mo ma n je oúnjẹ tó lérò fún ìlera. Bẹ́ẹ̀ni, mo ma n je oúnjẹ tí ó lérò fún ìlera. Wọ́n ní ìlera báyìí, òun lọ́rọ̀, ọrọ̀ sì ló ṣe pàtàkì jù. Sọ nípasẹ̀ bẹ́ oúnjẹ tí ó máa fún ara mi ní okun àti agbára tó máa jẹ́ kí ilẹ̀ ṣiṣẹ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ, mo ma n je oúnjẹ lóòrèkóòrè tó dára. Kì í ṣe oúnjẹ tó máa n ṣe ànfàní sí ara mi ni mo ma n je. Kì í ṣe oúnjẹ tó máa n ṣe ara mi ní ìjàǹbá.

Àkókò ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Àkókò tó mi fẹ́ràn jù ní ìgbà tí mo ṣì wà ní ilé ìwé ni tí wọ́n bá kọ́ mi ní àárọ̀ kùtùkùtù àti ìpele kejì. Ní ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ ifáfitì, mo fẹ́ràn àkókò ìpele kejì torí nígbà náà ni ìwé náà ṣẹ̀ṣẹ̀ ń yé mi. Ẹ̀kọ́ tí mo lọ kọ́ ní ilé ẹ̀kọ́ kó ẹ̀ṣẹ̀ ń yé mi. Mo dẹ̀ fẹ́ràn, àwọn ènìyàn tí mo pàdé. Ìgbà tí mo ń kọ́ dé, mo máa ń sá ribọnú, mi ò kí ń bá ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ìgbà tí mo dé ìpele kejì ní ilé ẹ̀kọ́, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáradára. Ohun tí mo nílò láti fi ràn mí lọ́wọ́, mo rí àwọn ènìyàn tó kọ́ mi, àwọn tí ó yẹ kí ń ṣe lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ, àwọn ènìyàn rán mi lọ́wọ́. So ìpele kejì ẹ̀kọ́ mi mo fẹ́ràn jù lọ nígbà tí mò ń ka ìwé.

Mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Mo jẹ́ èèyàn tó máa ń kojú ìṣòro mi. Láì máa gbọ̀n. Tí mo bá rí pé mo ní ìṣòro kan láti yanjú níbi iṣẹ́, mo máa ń gbàdúrà náà. Ṣùgbọ́n mo má ń kojú ẹ̀, pẹ̀lú ìgboyà pé, kó so ohun tuntun. Lábẹ́ ọ̀run, màá fi ẹ́mími síi láti ṣe lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ.

Ẹyin máa ń fọ́. Bẹ́ẹ̀ ni, ẹyin máa ń fọ́. Ẹyin jẹ́ ǹkan ẹlẹgẹ́ tí ó sì jẹ́ pé epo rẹ̀ ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. Kò fẹ́lẹ́ jù náà, ṣùgbọ́n tó bá jábọ́lẹ̀, àn, láti ibi tó ga, ẹyin máa ń fọ́ sí wẹ́wẹ́. Tó bá jábọ́ sínú iyẹ̀pẹ̀ kò ní ṣeé lò mọ́, ṣùgbọ́n tí ó bá fọ́ sínú abọ́, èèyàn lè ṣe é jẹ tàbí kó dín jẹ tàbí kí ó fi ṣe oúnjẹ mìíràn bí àkàrà òyìnbó àbí bí pọfupọ́ọ̀fùú, bí oríṣiríṣi oúnjẹ mìíràn. Ṣùgbọ́n ẹyin máa ń fọ́. Ẹyin jẹ́ ǹkan ẹlẹgẹ́ tí èèyàn gbọdọ̀ gbé, àn, pẹ̀lú, pẹ̀lú làákàyè àti, àn, kí èèyàn ṣe jẹ́ jẹ́

Yàtọ̀, bẹ́ẹ̀ni. WiFi ti ilé tí tèmi tèmi ń lò yàtọ̀, 5G network ni a ń pè WiFi ilé mi. À, ó dẹ́, ó yára bí àṣà dáradára, à, àwọn ohun tí mo bá ń ṣe, tí mo bá fẹ́ mú nǹkan látòrí ẹ̀rọ ayélujára láàárín wákàtí kíún, mo ti ṣe ohun tó yẹ kí n ṣe. À, bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo rà á lọ́tọ̀, mo sì ń sanwó fún un lọ́tọ̀. Ó ní ìgbà tí mo fi, a, jápara pé gigabaìtì ọgbọ̀n ni mo ń lò ní oṣù. WiFi tí ń kọ jẹ niyen, ṣùgbọ́n òun ṣe tẹ́tó yẹ kó ṣe lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Aaa, mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni dáradára. Ọkàn mi máa ń balẹ̀, inú mi máa ń dùn pé mo ti fẹ́ lọ ilé. Nítorí pé àsìkò ìparí iṣẹ́ ni mo ti máa ń ṣe ohun tó yẹ kí n ṣe lásìkò, mo ti máa ń ṣe kalẹ̀. Nípasẹ̀ bẹ́ẹ̀, inú mi máa ń dùn láti máa lọ ilé mi.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Gbogbo oúnjẹ ilẹ̀ Yorùbá, oúnjẹ tiwa tiwa mo mọ̀ ọ́ sè dáadáa. Mo mọ̀ òkèlè, yálà, àmàlà rírò ni. Mo mọ̀ àmàlà dúdú rò tó máa fẹ́lẹ́ bí etí. Mo mọ̀ sẹ̀mọ́ náà rò tó máa fẹ́lẹ́ bí etí. Mo mọ̀, ẹ́èn, kí ni à ń pe orúkọ rẹ̀? Mo mọ̀ ìyàn gún dáadáa. Mo mọ ìrẹsì sè kó dà, Mo tún mọ ìrẹ́sì díndín tí eleyìnbó ń pè ní ìrẹ́sì fried, mo mọ̀ ọ́ sè é dáadáa àti ìrẹ́sì tó ń yí láta àti ti, ẹ́ẹ̀, onírú mo mọ̀ ẹ̀fọ́ sè. Ṣùgbọ́n oúnjẹ tí mo lérò pé tí mo bá sè, gbogbo ìlú ni ó gbádùn rẹ̀, òun ni a ń pè ní ọbẹ̀ ṣápá. Tí mo bá sè ọbẹ̀ ṣápá fún ènìyàn tí kò kí tí ò jẹ rí, tó bá fi ẹnu kan, ó máa mọ̀ pé ọbẹ̀ náà ó yàtọ̀ torí mo fẹ́ràn kí n máa sè ọbẹ̀ ṣápá ní ọ̀pọ̀lọpọ̀ àti tí èèyàn bá fi, tí ẹ bá jẹ ọbẹ̀ ṣápá pẹ̀lú iyán. Oúnjẹ tí mo mọ̀ sè dáadáa jùlọ ni ọbẹ̀ ṣápá àti iyán.

Mo ma n pa owó mọ́, bẹ́ẹ̀ ni tí mo bá ṣiṣẹ́ èrè tí mo bá rí bẹ́ẹ̀, mo ma n fi owó mi pamọ́ sí ilé ìfowópamọ́. Lóore kòre, wọn ní èèyàn máa n pon mí lẹ̀, dọ̀ngbẹ́ni. Ní ìgbà mìíràn náà mo máa n fi owó mi pamọ́ sí orí àwọn áàpù kan tí a ń pè ní cowrywise wọ́n máa ń bá ni fi owó pamọ́ ni, kódà wọ́n tún máa ń bá ni fi owó náà ṣe owó. Tó jẹ́ wípé ní ìgbà tí èèyàn bá fẹ́ gbà yóò rí èrè ní orí rẹ̀. Mo sìtú ní kọ́lọ́ kọ́nkọ́lọ́ kan nínú yàrá mi náà tí mò ń dá owó sí. Wọ́n ní tí èèyàn bá ṣètò ohun gbogbo dáadáa, yóò padà jẹ́ ohun rere tó bá di lálẹ́, tó bá di mo máa ń fi owó pamọ́ de bi pé, ìgbà tí mo bá nílò rẹ̀ ni kíákíá yóò lè jẹ́ ohun tí yóò wúlò fún mi, màá le rí i fi ṣe ohun gidi, màá le rí i fi ṣe ohun pàtàkì.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mi ò. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n lẹ́tà tí mo máa ń kọ fún àwọn ènìyàn ni lẹ́tà tí à ń pè ní lẹ́tà ímailì. Ayé ti daaye olájú níìsín, kò sẹ́ni tí ń kọ lẹ́tà ọwọ́ mọ́, kò, kò, kò, kò, kò sọ̀pọ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́tà ímailì, bẹ́ẹ̀ni mo máa ń kọ, kọ fún àwọn ènìyàn. Mo máa ń kọ fún àwọn ọ̀gá mi níbi iṣẹ́ kódà, mo tún máa ń kọ fún àwọn, àwọn, àwọn tó bá ń wá iṣẹ́ tàbí àwọn tí wọ́n nílò nnkan ní ọwọ́ mi àbí ohun bí i méjì. Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà ímailì láti ṣàlàyé fún wọn. Àwọn alábárà wa, mo máa ń kọ lẹ́tà fún wọn. Àwọn tó ń bá wa ṣiṣẹ́ pọ̀, àwọn ènìyàn tó nílò ìrànlọ́wọ́, àwọn ilé iṣẹ́ ńlá ńlá àti ilé ìṣòwò kéékèèké, mo máa ń kọ lẹ́tà fún wọn. Ṣùgbọ́n mi ò kí ń fi ọwọ́ kọ lẹ́tà mọ́, ẹ̀rọ kọ̀m̀pútà àbí fóònù ni mo máa ń lò. Màá sì fi ímailì, màá sì fi ránṣẹ́ sí wọn.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, mo ní ago ọlọ́gbọ́n. To je pé òhun ṣíṣẹ́, o máa ka iye ìṣíṣẹ́ èèyàn, o máa sọ̀rọ̀ nípa àlàáfíà eeyàn. Èèyàn lè gbé bá èèyàn sọ̀rọ̀ látara rẹ̀ àbí kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti orí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ̀rọ amóhùnmáwòrán mi, ẹ̀rọ ọlọ́gbọ́n náà sì ni àti àwọn ohun mìíràn mo ní ní ilé.

Mo lọ sí etí òkun. Mo, mo máa ń lọ sí etí òkun lẹ́ẹ̀kọ̀kan. Ní ìgbà tí oru bá mú, mo máa lọ pẹ̀lú àwọn ìdílé mi. A máa ń lọ, a máa kó òúnjẹ dání àti ǹkan mímu. A máa lọ sí etí òkun láti lọ jẹ̀gbádùn. A máa wọnú omi náà, a sì máa ya àwòrán lóríṣìíríṣìí. Bẹ́ẹ̀ ni tí eniyan bá lọ sí etí òkun, o máa gbàgbé ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìṣòro iilù. A lọ síbẹ̀ lọ jẹ̀gbádùn. Mo fẹ́ràn láti lọ sí etí òkun lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni mo ní aṣọ ìwẹ̀ tí mo máa ń mú lọ sí balùwẹ̀ láti fi wẹ̀. Òòrùn yẹn mo máa fi ń bu ara, mo sì tún máa fi ń, tún máa fi ń bu ara kí n tó lọ wọ balùwẹ̀. Tí mo bá sì wẹ̀ tán, mo máa fi ń nu ara mi náà kí n tó fi nu ìhun, ohun ẹ̀ṣọ́ kí n tó fi ohun ẹ̀ṣọ́ sara àti pa ara kí n dẹ́ tó lo lọfindà kí n tó fi ẹ̀ṣọ́ náà sara. Mo ní aṣọ wíwẹ̀ méjì, wó sí ọ̀kan tí mo máa fi ń nu ojú ní ìkan tí mo bá ti wẹ̀ tán àti pé èkejì máa fi ń nu ìtọ́kù ara mi.

Báwo ni ìwà ìṣòwò rẹ́ ṣe rí? Ẹ̀nìyàn ni mí, ṣùgbọ́n pelú ohun tí mò ń gbọ́ lẹ́nu àwọn alábàárà mi torí pé wọ́n sì tún n padà wá. Mó lè dájú ní fọwọ́sọ̀yà pé ìwà ìṣòwò mi ó dára. Mó máa n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ọ̀yààyà. Kò máa mú kí àwọn oníbàárà mi máa padà wá lóòrèkóòrè tí wọ́n bá ti rà ǹkan ní ọwọ́ mi.

O ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínà rẹ, tí mo bá fẹ́ bá àwọn àwùjọ sọ̀rọ̀ tàbí ọ̀pọ̀ ènìyàn, àwọn ọ̀rọ̀ asínà tí mo bá fẹ́ sọ fún wọn ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mo má ń sábà má ń sọ bí àròsọ. Nípasẹ̀ bẹ́ẹ̀, ohun tó ṣẹlẹ̀ láyìíká ni màá kọ́ fi ṣe ìbẹ̀rẹ̀ tí màá fi ṣìnà ọ̀rọ̀. Ní ìwọn ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn náà, ó má ń jẹ́ ohun tó ti ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé wọn ní ojoojúmọ́. Nípasẹ̀ bẹ́ẹ̀, ó má ń yé wọn lóòrèkóòrè.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Erm Béẹ̀ni, lóòrèkóòrè tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mi òmíràn sọ̀rọ̀ ti aati àti sọ̀rọ̀ rí láti mọ irú ènìyàn tí ẹni tọ uń jẹ́, ẹlòmíràn àpẹra rẹ̀ ni obìnrin yálà tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ọkùnrin sì ni wọ́n yóò jẹ́, wọn ó fẹ́ gbá ènìyàn nípasẹ̀ bẹ́ẹ̀ tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní àkọ́kọ́, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní orí ìpè fídíò àti àwọn mọ̀lẹ́bí mi ní ìgbà tí a bá ṣí papọ̀ tí ó bá ti ṣe díẹ̀ tí a ríra wọn máa fẹ́ ní ká sọ̀rọ̀ ní fídíò nípasẹ̀ bẹ́ẹ̀. Mo máa ń ṣe ìpè fídíò lóòrèkóòrè, mo máa ń lo WhatsApp, mo máa ń lo Skype, mo máa ń lo Instagram, mo máa ń lo Facebook, mo máa ń lo Twitter tí à ń pè ní X nísìí láti fi ṣe ìpè fídíò lóòrèkóòrè àti èyí tí à ń pè ní Google Meet tí mo máa le bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ yálà ogún ni, yálà ọgbọ̀n ni, yálà ọgọ́rùn ún ní ìpè fídíò tí ó sì máa ń lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? A, nípa isẹ́ titẹ̀ mi, mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa ohun tí a ń pè ní àròsọ. Tóbá kan tí mo bá ti se àlàyé data fún isẹ́ mi tán yán yán, mo má a fẹ́, mo fẹ́ mọ bí mo ṣe ń se àròsọ ní ẹ̀kúnrẹ́rẹ́ tí ó ma yé yálà ẹni tí ó mọ̀ nípa isẹ́ náà tàbí ẹni tí kò mọ̀ nípa rẹ̀. Mo fẹ́ mọ̀ bí mo ṣe máa le ṣe àlàyé kúkún fún wọn tí kò ní dàrú, tí kò sì ní, a, dàbí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe lóòrèkóòrè.

Lọ sí ìṣẹgun ọdẹ kẹ́yìn, a bá ń pè kan ní ìṣẹgun ọdẹ tàbí òde, ìṣẹgun òde, òde ó jẹ́ bí ibi tí a ti ń jáde tàbí kí a sọ pé bí tí a ti ń lọ ra oògùn tó jẹ́ ti ìjọba. Bẹ́ẹ̀ni ìṣẹ́gun tí eyan ba lọ sí ilé ìṣẹ́gun ti òde tó jẹ́ ti gbogbogbò bẹ́ẹ̀ni ó jẹ́ ti ìjọba. Mi ò kí ń sábà lọ síbẹ̀ torí èrò máa ń pọ̀ níbẹ̀. Kan tó ráyè dáyàn lóhùn, ǹkan míràn ti lè ṣẹlẹ̀. Nípasẹ̀ bẹ́ẹ ilé ìṣẹ́gun ti aládàáni ni mo sábà máa ń lọ. Mi ò kí ń lọ sí ilé ìṣẹ́gun ti gbogbogbò ti ọdẹ. Nípasẹ̀ bẹ́ẹ ó ti tó bí ọdún márùn sẹ́yìn tí mo ti lọ sí ilé ìṣẹ́gun titi ọdẹ.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi jẹ́ ẹbí tí o jẹ́ pé ọ́ ṣe àṣà kan tó ṣe gbòógì tí a máa ń ṣe ní ọdọọdún. Ni oṣù kọkànlá, gbogbo wa a máa wá sí ilé fún ọdún tí à ń pè ní ọdún iṣu tuntun. Bẹ́ẹ̀ ni, gbogbo ọlọ́mọdé, lágbà gbogbo wa la máa kó sí aṣọ oko pẹ̀lú ọkọ́ àti àdá tí a máa tẹ̀lé àwọn òbí wa lọ sí iṣu oko láti lọ wa iṣu tuntun. Nígbà oun ní táa bá wa iṣu tuntun dé, táa bá wa iṣu tuntun dé sí ilé, àwọn obìnrin wọn máa bẹ iṣu náà, wọn á bẹ kaná. Àwọn ìyá àwọn firigbọ̀n ọkùnrin tó ti tó eegun ní, tó ti tó ṣẹ́ ṣe nílé, wọn á bọ́ sí ìdí odò, wọn á gún iyán náà tí ó fẹ́lẹ́, dáradára bíi etí. Àwọn ìyá àgbà wọn máa se ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ ẹ̀gúsí tàbí ìṣápá. Èyí ìyọ̀wú tí wọ́n bá, wọ́n fẹ́ ṣe lákòókò náà, wọn máa ṣe é fún gbogbo mọ̀lẹ́bí. Nípasẹ̀ bẹ́ẹ̀, àṣà yìí ọ ti jẹ́ ohun tí a máa ń ṣe lọ́dọọdún tó sì ti di, o ti di bí àjọ̀dún fún gbogbo mọ̀lẹ́bí mi. Ọdún iṣu tuntun, gbogbo wa la máa ń wálé láti wá ṣe àjọyọ̀.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Ehn, mo máa ń mu coffee ní ọwọ́ àárọ̀ tí mo bá dé ibi iṣẹ́. Coffee jẹ́ eh ohún mímú tí èèyàn bá mú tí kò ní jẹ́kí èèyàn sùn, ó ma ń fún ni ní okun. Bẹ́ẹ̀ni mo máa ń mú láti lè jẹ́kí ojú mi là ge ge ge eh níbi iṣẹ́ tí ó sì fún mi ní okun àti agbára láti tún kọ̀dí àti ìranjúmọ́ kọ̀mpútà mi láti mọ ṣiṣẹ́. Ah, wọ́n ní ọlọhun má ṣe wá ní iṣẹ́ lagó ń ṣekú ṣùgbọ́n ó ṣí àwọn kohun tí èèyàn máa ń nílò láti lè fún ni lókun. Ah ara rẹ̀ ni coffee lówurọ̀ ní ibi iṣẹ́. Mo máa ń parí ah ife kan níbi iṣẹ́ lóòrèkóòrè.

Kí á jí jiyàn àbí láti máa jìyàn, iyàn jẹ́ ohun tí ò dára. Iyàn jẹ́ ohun tó pé kí èèyàn mọ ṣe, kí èèyàn mọ bá ẹni kejì mọ jomitoro ọ̀rọ̀ pé a ohun tí ó ṣe yìí ò da. Òun jiyàn ó máa máa tọ́jọ, ọ̀rọ̀ tí ò ní iwájú, tí ò ní ẹ̀yìn. Nípasẹ̀ bẹ́ẹ̀ mi ò kí ń jìyàn, mi ò jẹ́ èèyàn tó ń jìyàn. Tí a bá ń sọ̀rọ̀ tí mo bá rí pé o ò gbà mí gbọ́, kàkà tí wọ́n fi máa bọ́ ọ tó jọ, màá pa ọ́ tì tí o bá ti yá ọ, o wá bí lọ.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Áà, mo rántí ìṣẹ̀lẹ̀ kan pàtàkì tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní ọmọdé. Ní ìgbà bí ọmọ ọdún mẹ́wàá, bàbá mi lọ sí ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Nígbà tí wọ́n ń bọ̀, mo bá rí wọn láti àkàsọ̀ òkè. Ilé olókè mẹ́ta ni a ń gbé. Mo bá rí bàbá mi, ẹ́n, tó yẹ kí n lọ gba pẹ̀tẹ́ẹ̀sì kí n rọra sọ̀kalẹ̀ ní ìrọwọ́rọsẹ̀. Mo bá dé ibi àkàsọ̀ ẹlẹ́ẹ̀kejì, mo bá fò sọ̀kalẹ̀, mo bá ṣubú tí mo fi ìjà gbọ̀n bó lẹ̀. Ẹ́n, ẹni ẹlẹ́ni tó ti àjòbọ̀ tó yẹ kó délé kó wá fọwọ́ sọ̀ rọrí láti jẹun kó bá mọ̀lẹ́bí i ṣeré. Mo bá di ẹni tí ó gbé mi dìgbàdìgbà. Dílé ìwòsàn, wọ́n ní ayọ̀ ni ó ń pa ní, ẹṣe yà ni ó ń pa ní. Ayo ayọ̀ jù ló mú mi dé ilé ìwòsàn gẹ́gẹ́ bí ọmọdé. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìṣẹ̀lẹ̀ tí mo ò lè gbàgbé láyé àti lààyè.

Bẹ, mo fẹ́ràn jù, mo fẹ́ràn yàrá mi gan gan, torí kò sẹ́ni tí ó mọ̀ dá mi láàmú. Inú yàrá mi, mo má ń fi aṣọ síbẹ̀, aà bo bá se wu mí, bàtà mi mo má ń tò kẹ́lẹ̀, bo bá se wu mí, aà ohun tí mo fẹ́, àwọn àwòrán tí mo bá fi sára ògiri kò kí ń sẹ́ni kẹ́ni tí yóò ṣì kúrò torí ó jẹ́ yàrá mi. Ṣùgbọ́n tí mo bá lọ lò ó ní yàrá aà yàrá àgbàlejò, aà ẹlòmíràn lè ní bóyá kó tẹ́ òun lọ́rùn àbí àwọn mọ̀lẹ́bí lè sọ pé à ohun tí mo fi síbẹ̀ kò tọ́ to. Ṣùgbọ́n nínú yàrá mi kò sẹ́ni tí yóò fọwọ́ là lalẹ̀ fún mi. Ni ipasẹ bẹ́ẹ̀ yàrá mi, mo fẹ́ràn rẹ̀ jù torí aà ibùsùn mi náà wà níbẹ̀. Ibùsùn mi sì rẹ́ ibi tí ó bá ti rẹ̀ mí tí mo bá ti bọ́ sórí ibùsùn mi, ṣe lára mi a lè padà.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo jẹ́ ẹni tí ó máa ń mu omi lóòrèkóòrè. Nípasẹ̀ bẹ́ẹ̀, mo lè sọ pé mo máa ń mu omi garawa bi méjì lójoojúmọ́. Lówuró tí mo bá jí ní kí n tó fọ eyín gan, mo máa ń mu omi. Tí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀ kí n lè rí ohun tí mo bá fẹ́ lọ ṣe ní ìrọ́wóró ọ̀sẹ̀, mo máa ń mu omi dáradára. Wọ́n sì ní àwọn dókítà àwọn oníṣègùn sọ pé kí àwọn ọmọ mu omi lóòrèkóòrè, ó máa ń fọ ohun tí kò bá dára ní ara kúrò. Yálà àìsàn ni ẹ̀fọn bá jẹ́ ni, àìsàn màléríà, táífọ́ọ̀dù àti lórisìíríṣìí. Wi pé ó dára, ó máa ń fọ́ kíndìnrín, ó máa ń fọ ẹ̀dọ̀, ó máa ń fọ ohun tí ó bá ṣe nínú ẹ̀jẹ̀, ó máa ń fọ́ kúrò.

Mo ṣe máa ń tọrọ àforíjì. Bíbélì gan sọ pé ẹlẹ́sẹ̀ ni gbogbo wa, èmi náà sì mọ̀ pé ẹlẹ́sẹ̀ ni mí. Nípasẹ̀ ẹ́ bẹ́ẹ̀, mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni yóò wu tí mo bá ti ṣẹ̀, àbí ẹnikẹ́ni tí mo ti hùwà tí ó tọ́ sí. Mo máa ń bẹ̀ wọ́n láti sọ pé kò n má bínú, mo mọ̀ ẹ̀ṣẹ̀ mi lẹ́sẹ̀ mi. Àwọn Yorùbá náà ló sọ pé ẹni tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ní kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Nípasẹ̀ ẹ́ bẹ́ẹ̀, mo máa ń fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ ló ba ẹnikẹ́ni yóò wu tí mo bá ti ṣẹ̀ pé dáríjì mi, mo níí ṣẹ. Bẹ́ẹ̀ mọ́, mo máa ń tọrọ àforíjì pẹ̀lú ìlérí pé n ò ní wúru iwà bẹ́ẹ̀ náà mọ́ nílé ayé mi.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Aà mọ jẹ́ ènìyàn tí ó máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò ìléwọ́ mi tí mo bá ti ń jáde tí mo bá ti ń lọ ibi iṣẹ́. Tí mo bá sì dé, mo máa fi sórí tábìlì tí a ti máa fi ń jẹun kí n lè tètè ríi mú lówùrọ̀ kútùkùtù tí mo bá ti ń kúrò. Àbí tí mo bá dẹ̀ máa ní àlejò tí ohùn ò ní sí nílé tí mo bá fẹ́ fi kọ́kọ́rọ́ mi pamọ́ fún wọn. Ọ̀pọ̀ ẹlòmíràn máa ń fi síbi tí wọ́n ti máa fi ń gbọn ẹsẹ̀ ṣùgbọ́n èmi ò kí ń ṣe bẹ́ẹ̀. Igi kan wà níwájú ilé mi, mo máa ń so mó bẹ́ẹ̀, kò sẹ́yàn tí ó mọ̀. Wọ́n kàn ya àwòrán rẹ̀ sí ẹnikẹ́ni yìówù tó bá fẹ́ wá mọ̀ láti lọ mú níbẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ ibi tí mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ mi sí níwọ̀nyí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo jẹ́ èèyàn tí ó ga, bẹ́ẹ̀ ni nípasẹ̀ bẹ́ẹ̀ mi ò kì ń wọ bàtà gogoro. Mo máa ń wọ bàtà pẹlẹbẹ, kó máa dàbí pé mo ní ìgbéraga tí mo ti ga tó yìí. Mo hun ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà àti àbọ̀ ni í gíga. Mo máa wọ bàtà pẹlẹbẹ, mm mo fẹ́ràn bàtà pẹlẹbẹ gidi gan. Àti pé bàtà tó bá rọ̀ kì í ṣe bàtà tí ẹ́ pé ó máa máa fa ìlà tàbí tó máa máa mú gé gbogbo orí ẹsẹ̀ àti ẹyin ẹsẹ̀ dùn mí. Mo máa ń wọ bàtà tí ó bá rọ̀ dáradára, tí ó bá sì pẹlẹbẹ. Mi ò kí ń ṣe ẹni tó fẹ́ràn bàtà gíga, mi ò de kí ń ṣe ẹni tó fẹ́ràn bàtà tí ó máa wuwó bàtà mi gbọdọ̀ fúyẹ́ kí n lè rí ẹsẹ̀ gbé lásìkò. À tí mo bá sì ń lọ síbi iṣẹ́, bàtà tí mo máa ń wọ̀, bàtà tó máa ń bo ẹsẹ̀, bẹ́ẹ̀ ni mo máa ń wọ̀ lọ síbi iṣẹ́ tí kò sí ga. Tí mo bá wà nílé, ó sì bàtà tí atẹ́gùn máa fi le fẹ́ mi ní ẹsẹ̀ ni mo máa ń wọ̀ nílé. Tàbí tí mo bá ń lọ sí ilé ìjọsìn àbí ọjà, ó ní oríṣiríṣi bàtà náà tí mo máa ń wọ̀

Fẹ́ràn ṣíṣí fèrèsé ọkọ̀ àbí ṣe o fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀? Àn tí èmi bá n lọ sí ìrìnàjò, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Kí atẹ́gùn, atẹ́gùn ti igi, atẹ́gùn tí ènìyàn bá n rìn ìrìnàjò kó máa wọ ilé. A, atẹ́gùn bẹ́ẹ̀yẹn o sùnwọ́n ju kí ènìyàn gba ẹ̀rọ amúnútutù, amú ilé tutù nínú ọkọ̀ lọ ní ìgbà mìíràn. Ṣùgbọ́n tí a, ènìyàn bá wà níbí ìlú tí jàgídíjígan pọ̀ń ńbẹ̀ tàbí tí òjò bá n rọ̀, mi ò kí n sábà ṣí fèrèsé ọkọ̀ kalẹ̀. Ṣùgbọ́n lóòrèkóòrè tí kò bá sí òjò tó n rọ̀ tàbí tí mo wà níbi tí jàgídíjígan lè wà, mo máa n ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ lóòrèkóòrè.

Ìrìnàjò lọ sí ìlú mìíràn ri. Irinajo jẹ́ kí èyàn gbéra kó wo ọkọ̀ tàbí kó lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ ojú òfuurufú, ọkọ̀ ojú omi tàbí ọkọ̀ reluwé tí a ń pè ní ọkọ̀ ojú irin, láti lọ sí ìlú mìíràn, láti lọ ṣe ohunkóhun àbí láti lọ tajà, láti lọ kí mọ̀lẹ́bí. Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó ti lọ sí ìlú mìíràn rí. Mo máa ń sábà gbéra láti ìlú Ìbàdàn níbí báyìí. Mo máa ń lọ sí ìlú Ìlọrin, mo máa ń lọ sí ìlú Èkó, mo máa ń lọ sí ìlú Èkìtì. Oríṣiríṣi ìlú ni mo ti lọ rí pẹ̀lú ọkọ̀, ọkọ̀ mọ́tò, ọkọ̀ ojú, ọkọ̀ tó ń rìn nílẹ̀. Mo sì ti gun ọkọ̀ òfuurufú rí náà ní ẹ̀ẹ̀kan, ṣùgbọ́n ọkọ̀ ojú omi àti ọkọ̀ reluwé ni mio tii gùn rí. Ṣùgbọ́n ọkọ̀ ojú ilẹ, ọkọ̀ mọ́tò àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọkọ̀ ojú òfuurufú ni mo ti gùn rí tí mo ti fi rin ìrìnàjò lọ sí ìlú mìíràn.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ ìpanu. Bẹ́ẹ̀ni, gọ́ọ̀mù jẹ́ ìpanu kẹ́nu mọ́ adilẹ̀ tí èèyàn máa ń lò kí à, kí èèyàn má baà sùn tí wọ́n bá wà lóde tàbí tí wọ́n bá, tí ẹ̀yàn bá wà ní ilé ìjọsìn àbí níbi tí wọ́n ti ń ṣe ìpàdé. À, ọ̀pọ̀ ẹlòmíràn máa ń fi gọ́ọ̀mù sẹ́nu kó má baà tòògbé lọ tàbí kó má baà sùn lọ. Ẹ̀mi máa ń jẹ gọ́ọ̀mù lóore kóóre tí mo bá lọ sí ibi tí pé à, èèyàn kan ti fẹ́ lọ sọ ọ̀rọ̀ àbí tí a ti fẹ́ lọ ṣe ìpàdé tí mo mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ó sọ ó lè máa jẹ ohun tí yóò mú mi a làjú sílẹ̀. Bẹ́ẹ̀ni, so nípasẹ̀ bẹ́ẹ̀, mò máa ń jẹ gọ́ọ̀mù kí ojú mi lè wà ní títàn. Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà. N o sì máa ń jẹ gọ́ọ̀mù náà kí atẹ́gùn tó bá ń jáde láti ẹnu mi ó lè jẹ atẹ́gùn tó, tó, tó sanmọ́ra, tó gbe èèyàn mọ́ra, tó fani mọ́ra.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Orísìírísìí nǹkan ni mo máa ń sábà kó sínú àpò ọwọ́ mi. Àpò ọwọ́ mi sì jẹ́ àpò ọwọ́ tó fẹ̀. Kọ̀m̀pútà mi, kọ̀m̀pútà alágbèéká ni mo máa ń fi sínú àpò ọwọ́ mi àti ohun tó máa fi ń gba iná sára. Bẹ́ẹ̀ sì ni àpò ọwọ́ mi, mo máa ń fi gọ́ọ̀mù sí i lóorí kóorí kí má baà sùn tí mo bá wà ní inú ìpàdé. Àpò ọwọ́ mi náà sì re ìwé máa ń wà níbẹ̀ àti gègé torí pé tí mo bá wà ní ibikíbi, ó lè ṣe ohun tí mo fẹ́ kọ̀sílẹ̀ tàbí mo fẹ́ kọ̀ ǹkan fún ènìyàn. Gègé àti ìwé máa wà nínú báàgì nínú àpò ọwọ́ mi. Bẹ́ẹ̀ sì ni mo máa ń sábà ní owó nínú àpò ọwọ́ mi torí olúware lè ní nǹkan tó fẹ́ ṣe tí kò bá sí owó ní àpò àbí tí ọkọ̀ bá lọ takú tí mo nílò láti wọ ọkọ̀ mìíràn tí ó máa gbé mi délé àbí láti pé ènìyàn. Hán mo máa ń fi owó sínú àpò ọwọ́ mi. Bẹ́ẹ̀ náà sì re, mo máa ń fi ìtọ́tè bẹ́ẹ̀ ni sínú àpò ọwọ́ mi àti dígí torí obìnrin ni mí bẹ́ẹ̀ ni.

Tí ó máa ń rọrùn, rọrun, ọrun ní ìgbà tí ó bá ń sùn. Tí mo bá a ṣe iṣẹ́ tó lágbára ní ọ̀sán àbí ní àárọ̀ ní òjọ́ náà tí mo bá fẹ́ lọ sùn ní àṣálẹ́, mo máa ń ranrun gidi gan. Kódà mo tún máa ja, jarun pá. Mo máa ń ranrin gidi gan tí mo bá ti ṣe wàhálà ní òwù jọ́ náà. Ṣùgbọ́n tí mi ò bá fi bẹ́ẹ̀ kóra mi sí wàhálà lójúmọ́ kan, mi ò kí ń ranrun lóòrèkóòrè. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó máa ń ranrun tó sì máa jàrun pa ní ìgbàkúgbà.

O ṣe máa ń ṣe àkópọ̀, àkópọ̀ fún ìrìnàjò. Ìgbà tí mo bá ń lọ sí ìrìnàjò, mo jẹ́ ẹni tí ò mọ n fẹ́ kí ohun gbogbo kó lọ ní ètò létò. Bẹ́ẹ̀ ni mo ti máa ń pa ilẹ̀ mọ dáradára. Aṣọ tí mo bá mọ̀ pé màá lò ní àsìkò ìgbà tí mo bá máa wà ní ìrìnàjò, mo màá kó dànì gẹrẹ́gẹ, bàtà, ìpààrọ̀, aṣọ àwọ̀tẹ́lẹ̀, ohun ìfọyín, kainkain, ọṣẹ àti ohun yóò kó ohun yó wu tí mo mọ̀ pé màá bá nílò ní ìrìnàjò mi. Mà á kó wọn dání nípa, nípasẹ̀ èyí, oun máa jẹ́ kí ìrìnàjò náà kó lọ ní ìrọ̀wọ́, ní ìrọ̀sẹ̀ láì mọ̀ náà, láì ní ná owó tí o yẹ kí eyań ná. Bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ìrìnàjò.

O mọ ìtumọ̀ orúkọ rẹ. Bẹ́ẹ̀ni orúkọ tèmi tí à ń pè mí ni Esteri, ọmọ Ọlọ́run tọba. Ìtúmọ̀ rẹ̀ sì re nínú bíbélì. Esteri jẹ́ ayaba nínú bíbélì. Je ayaba fun oba ti a n pe ni oba. Bẹ́ẹ̀ni ó sì rí ojúrere gbà níwájú ọba àti níwájú Ọlọ́run. Ìtúmọ̀ orúkọ mi ni aya ọba, ẹni tí ó rí ojúrere gbà lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ Ọlọ́run.

Ṣé o jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ni tí mo bá ní ǹkan tí mo fẹ́ ṣe fún tí boya mo fẹ́ rìnrìn àjò ni àbí ó ṣí, ohun tí mo fẹ́ ṣe àbí ìpàdé tí mo fẹ́ ṣe ní ibi ṣẹ́ tàbí ní ilé ìjọsìn, mo má n ṣe ètò rẹ̀ gidigan kó lè lọ ní ìrọ̀wọ́ ní ìrọ̀wọ́ sẹ́. Tí mo bá sì ń jáde náà, aṣọ tí o yẹ kí n wọ, mo ti má a ń wa kalẹ̀. Mo ti má n lọ, ibi kí bí yóò ti mo bá fẹ́ lọ, mo má n ṣe ètò bẹ́.

Mo ní aṣọ òtútù. Àn, bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹni tó ní aṣọ tí mo máa ń wọ̀ àwọn aṣọ gígùn àwọn aṣọ tó bo ara ní ìgbà òtútù. Mo ní èyí tí a máa ń pè ní aṣọ òfì bẹ́ẹ̀ ni, ó jẹ́ aṣọ tó ki pọ́npọ́n tẹ́ pé òtútù ò ní lè ráyè tètè wo ara mi. Ní ìgbà òtútù, mo máa ń wọ̀ ó lóòrè kóòrè. Bẹ́ẹ̀ sì ni mo ní àwọn aṣọ tí apá rẹ̀ gùn tí ó sì bo aya dáadáa. Bẹ́ẹ̀ ni mo tún ní aṣọ tí a ń pè ní bí i cardigan ní èdè gẹ̀ẹ́sì mo máa ń wọ̀ wọ́n àti èyí tí a ń pè ní àń jàkẹ́ẹ̀tì tí mo máa ń wọ̀ nígbà òtútù láti bo ara mi àti aya mi lọ́wọ́ òtútù yòówù tí ó bá fẹ́ máa mú mi.

Mo ma n je ní ọ̀sán, àn, ọ̀sọ̀ọ̀sán, àn, lóòrèkóòrè mo sábà tí mo bá wà ní ilé mo sábà máa ń mu gàrí pẹ̀lú omi tútù àti ẹ̀pà. Nígbà míràn mo máa ń lo kúlíkúlí, àn, ní ọ̀sán ṣùgbọ́n tí mo bá wà ní ibi iṣẹ́ tí mo bá fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀sán, ní ìgbà míràn mo máa ń jẹ búgan, búrẹ́dì tá ń pè ní búgan àti yálà bọ́tà ní tàbí mo bá rí ẹpa tàbí tí mo bá sì rí, àh, ìrẹsì náà rà ní ilé ìtajà oúnjẹ tó súnmọ́ ibi iṣẹ́ mi. Oúnjẹ ọ̀sán mi náà kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ní ìgbà míràn tí mo bá jẹ oúnjẹ òwúrọ̀ ní ǹkan bí i ago mọ́kànlá mo lè máa jẹ oúnjẹ ọ̀sán mọ́ fún ọjọ́ náà, ó tún di oúnjẹ alẹ́.

Wo ni a bí ọ? A bí mi ní oṣù kọkànlá, tí oṣù méjìlá ló wà nínú ọdún. Oṣù ókú oṣù kan kí ọdún pari ni a bí mi. A máa ń pè é ní oṣù Sẹ́rẹ́, ìrèlé ẹrẹ̀na, ìwé òdùdu ogbinwe, agẹ́mo, ọ̀wàrà bẹ́ ìlú Ọ̀pẹ. Nípasẹ̀ be oṣù Belu ni a bí mi. Bẹ́ẹ̀ni oṣù kọkànlá oṣù tó ku ẹyọ kan kí ó parí ọdún. Bẹ́ẹ̀ni oṣù tí a bí mi náà nìyẹn.

A ní ọgbà. Aà bẹ́ẹ̀ni, e nínú ilé mi tí mo wà nísinsì yí a ní ọgbà. Ọgbà yẹn a gbin ẹ̀fọ́ sí apá ẹtí kan. À ẹtí kejì mó ń sin ǹkan ọ̀sìn níbẹ̀. Mó ń sin ewúrẹ́, mó ń sin adìẹ náà. Bẹ́ẹ̀ni ọgbà mi. Bẹ́ẹ̀ sì ni ọgbà mi náà mo máa ń a gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi sí ní àlàlé tí mo bá sì fẹ́ sùn. Ó sì ní é gẹ́ẹ́tì tí a mọ̀ n tí. Bẹ́ẹ̀ni ọgbà mi ó tóbi, ó tó ìwọ̀n ẹsẹ̀ bàtà ilẹ̀ mẹ́fà tó sì pò. Mo máa ń sin ǹkan ọ̀sìn ní ẹ̀ytìnkùlé. Ẹgbẹ́ mo máa ń fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí. Ní ẹ̀gbẹ́ kejì náà ni mo gbin ǹkan ọ̀gbìn sí tí ẹ̀fọ́ wà níbẹ̀, a ewúro wà níbẹ̀, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti amúnututu tí mo fẹ́ràn jù náà mo gbin sínú ọgbà mi.

Ṣé o máa ń gbé àpò ẹ̀sẹ́ àbí àpò ẹ̀yìn? Àń, bẹ́ẹ̀ni. Mo ní àpò ẹ̀yìn méjì tí mo máa ń gbé. Lórèkórè tí mo bá fẹ́ jáde tí, ẹ́ ẹrù tí mo bá fẹ́ kó dání tó bá pọ̀, ẹ́ dí bí àpẹẹrẹ tí mo bá fẹ́ gbé kọ̀ǹpútà mi tí mo tó fẹ́ kó àwọn aṣọ kọ̀ọ̀kan dání tí mò ń lọ sí ibi tí mo lè lo ọjọ́ kan yálà tàbí ọjọ́ méjì. Ni bẹ́ẹ̀ mo máa ń gbé àpò ẹ̀yìn mi. Àń, ó máa ń jẹ́ kí àti bí ẹrú mi kó rọọrun tàbí tí wọ́n fẹ́ wọ ọkọ̀ ẹrù kó má di pé wọ́n máa lọ di ẹrú mi sí ibi tí wọ́n á ti lọ bá nǹkan jẹ́. Mo máa ń gbé àpò ẹsẹ̀ ẹyìn dani, ẹ́ mo má sì wọ ọkọ̀ ẹrù. Yálà kan bá mi kó o sí ẹ̀yìn ọkọ̀, mo máa ń gbé sọ́ lórí ẹsẹ̀ àbí ní àárín ẹsẹ̀ mi nínú ọkọ̀.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ tàbí ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Rárá, mi ò tíì fi ìgbà kan bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Tí mo bá ní ohunkóhun tí mo nílò ìrànlọ́wọ́ fún, mo máa ń sábà bi àwọn ọ̀gá mi tí mò ń wò níbi iṣẹ́ tàbí àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ tàbí alábàgbé mi tàbí mọ̀lẹ́bí mi. Ni ọ̀pọ̀ ìgbà, mi ò kí ń bi, ẹ́ń, mi ò kí ń bi olùṣètò ẹ̀rọ ní ìrànwọ́.

Ṣé, ṣe o ti lu etí rẹ? Àh bẹ́ẹ̀ni àti kékeré ni wọ́n ti lu etí fún mi, etí méjèèjì lú etí fún mi tí mo sì máa ń wọ yẹríìnì sí etí mi láti nǹkan bí i ọmọ ọdún kan àbí ká sọ pé ọmọ oṣù mẹ́fà ni a ti lu etí fún mi. À mó dẹ̀ sì máa ń wọ yẹríìnì sí ìdí òní ṣùgbọ́n mi ò lu etí kejì, etí ẹyọ kan tí àwọn ọ̀rẹ́ mi ti lu fún mi láti kékeré náà ni ó ṣì wà níbẹ̀

Ṣé o máa ń fi aṣọ bora nígbà tí o bá sùn? Lẹ́ẹ̀kan si, ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Àn tí mo bá fẹ́ sùn ní àṣálẹ́ ní ọjọ́ ọjúmọ́, tíìì máa ń fi aṣọ bora sùn. Ṣùgbọ́n àn ní inú òtútù, mo túbọ̀ máa ń lo aṣọ púpọ̀, mo lè lo aṣọ méjì tàbí mẹ́ta láti bo ara kí òtútù kó má ba à kó sí ọkàn aya mi tàbí kó gbá bí abẹ́ ẹsẹ̀ mi wọlé. Torí tí òtútù bá wo ara, ó máa ń sábà fa àìsàn, àìsàn ikọ́, èn kàtá àti kí ẹ́ n à ìkun mú kó máa jáde ní gbogbo ara àbí ká tẹ́gùn kó kó sínú etí. Nípasẹ̀ náà, mo máa ń da aṣọ bora láti nígbà ooru ni o láti nígbà òtútù. Nígbà ooru torí ẹ̀fọn ni mo fi sábà máa ń da aṣọ bora bo ara. Ṣùgbọ́n nígbà òtútù láti lè bo ara mi láti lè dáàbò bo ara mi lọ́wọ́ òtútù tí ó máa ń fa òtútù aya, kàtá, ìgbóná àti lórisìírìsí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn àkókò àbí kí n sọ pé òwúrọ̀, ìgbà òwúrọ̀. Bẹ́ẹ̀ ni, Yorùbá máa ń sọ pé ìgbà òwúrọ̀ lọ́jọ́ tẹ́ni máa ń ríre òwúrọ̀ kùtùkùtù. Ohun tí èèyàn bá máa dà á ní ọjọ́ alẹ́, òwúrọ̀ láti ń mọ òwe náà sì tún nìyẹn ṣùgbọ́n mo fẹ́ràn òwúrọ̀. Ohun tó bá yẹ kí n ṣe lásìkò mo ma ń ṣe, mo fẹ́ràn òwúrọ̀. Ní gbogbo ìgbà ní òpin ọ̀sẹ̀, mo fẹ́ràn òwúrọ̀ torí pé ohun tó bá wù mí ni mo le ṣe. Tó bá tún wá jẹ́ òwúrọ̀ ọjọ́ ìsinmi, mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn, láti lọ jó, láti lọ kọrin àti láti lọ dúpẹ́ lọ́wọ́ Àdẹ́dáa mi.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Lẹ́ẹ̀kan si, ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, Yorùbá ló sọ pé "kú ìṣe, a maa mórí oníṣẹ́ wú". Ní iṣẹ́ tí èmi ń ṣe iṣẹ́ ara mi, àwọn òṣìṣẹ́ mi ó yẹ kí wọ́n máa n bá mi ṣiṣẹ́ ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ Jímọ̀, ọjọ́ Sátidé àti ọjọ́ Òsìnmi. Tí ó bá yẹ kí wọ́n bá mi ṣe nǹkan, kí wọ́n bá mi gbé ọjà fún èèyàn tí ó ti kọjá àsìkò tí a jọ ní àdéhùn pé wọn ó ṣiṣẹ́ dá, tí mo bá rí pé, kì í ṣe nínú àsìkò náà tí wọ́n bá bá mi ṣiṣẹ́, mo máa ń fún wọn ní owó àfikún láti le yìn wọ́n, láti le dúpẹ́, k'ọ́n fì le mọ̀ pé mo mọ ohun tí wọ́n ń ṣe, mo mọ̀ọ́ n lóore. Mo máa ń fún wọn ní owó àfikún, pé owó gbàá mọ bìnu dákún, mo mọ, mo mọ rírì iṣẹ́ tó n ṣe fún mi. Mo máa ń fún ní owó àfikún lẹ́ẹ̀, ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe ohun ọ̀pọ̀ fún mi. Àti pé ní ìgbà ọdún, ká, ìgbà Kérésì, mo máa ń fún wọn ní ẹ̀bùn ọdún bí i owó. Mi ò kí ń fi ń fún wọn ní oúnjẹ. Owó ni mo mas fi ń ṣe àfikún fún wọn. Àti pé eyàn tó bá bá mi ṣiṣẹ́ fún ọdún kan, tí ó bá ti lé ní ọdún kan, mo máa ń bá wọn fi kún owó wọn ítorí pé mo mọ̀ pé wọ́n rí ìbò mìíràn láti ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n pinnu láti ṣiṣẹ́ pẹ̀lú mi. Mo fi ń jẹ́ kí, mo fi ń yìn wọ́n kí fi ń sọ fún wọn pé mo mọ rírì ohun tí wọ́n n ṣe fún mi ní gbogboo gba.

Ṣé o máa ń kọ́ nǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì? Béèni, ọ̀pọ̀ ohun tí mo mọ̀ lónìí yàtọ̀ sí àwọn ohun tí àwọn òbí mi kọ mí àti ohun tí àwọn akẹ́kọ̀ọ́ mi kọ̀ mí ní ilé ìwé. Lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń kọ wọn. Data analysis tí mò ń ṣe yìí tí ó jẹ́ iṣẹ́ mi, lórí Íńtánẹ́ẹ̀tì tí a ń pè ní Udemy ni mo ti ń kọ́ ọ. Oríṣìíríṣìí nǹkan ni mo kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn oúnjẹ mìíràn tí mi ò bá mọ bí wọ́n ṣe ń sè, mo máa sáré sá sí orí Íńtánẹ́ẹ̀tì, lórí YouTube láti kọ́ wọn. Ọ̀pọ̀ ìgbà tí mo bá nílò láti ṣe, láti bèèrè ǹkan, mo máa ń lo ohun tí a ń pè ní AI, Artificial Intelligence, Gemini tàbí ChatGPT, mo máa ń bi wọ́n. Mo máa ń kọ́ oríṣìíríṣìí ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo lè sọ pé Íńtánẹ́ẹ̀tì ti ṣe rere fún mi lọ́pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀ gidi gan.

Ṣé o máa ń gbọ́ podcast? Àhn, podcast jẹ́ ibi tí àwọn ènìyàn ti máa ń jókòó lórí Íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀rọ ayélujára, tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa oríṣìíríṣìí ohun tó ń ṣẹlẹ̀. Àwọn mìíràn máa ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó, àwọn mìíràn máa ń sọ̀rọ̀ nípa ọmọ bíbí, àwọn mìíràn máa ń sọ̀rọ̀ lórí òṣèlú, òmíràn lórí ọ̀rọ̀ omi, òmíràn lórí ọ̀rọ̀ oúnjẹ. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn tó máa ń gbọ́ podcast lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà míì mo máa ń fi, mo máa ń fi pamọ́ sórí fóònù mi tàbí mo máa ń gbọ́ ní, àn, inú ọkọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá ń ti ibi iṣẹ́ bọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast torí pé ènìyàn máa ń rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà ohun tí èeyàn ò mọ̀ nípa ètò kan tàbí nípa ọ̀rọ̀ kan, wọ́n máa pín sí wẹ́wẹ́, wọ́n máa sọ ohunkóhun, ohun gbogbo tó wà nípa ọ̀rọ̀ náà. Àn, yálà ká sọ̀rọ̀ nípa, àn, oúnjẹ tí a máa ń jẹ. Ẹlòmíràn ò mọ̀ pé, àn, ẹ̀jẹ̀ wọn ó ní irú ẹran tí wọ́n lè jẹ́ bíi irú ẹran, ẹ̀jẹ̀ ẹ titẹ́ mi. Mi ò, mo jẹ́ ènìyàn tí kò gbọ́dọ̀ máa jẹ ẹran màálù. Ṣùgbọ́n inú podcast tí mo ti gbọ́ ni mo ti mọ̀ pé my blood type kò gbọ́dọ̀ máa jẹ ẹran màálù.